Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Pàápàá jù lọ èyi tò jẹ́ àkọsílẹ̀. Ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ yé yàn. Gbogbo ǹkan tó bá wà nínú àdéhùn náà, o máa n là dé lè fún mi láti mọ èyí tó jẹ́ tèmi, èyí ti ó ṣe tèmi. Níbi ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ bàìbàì, àdéhùn tó máa ń sábà ṣe ń bẹ ni ti àkọsílẹ̀. Ìyẹn dúró pé ẹni kejì, ẹni àkọ́kọ́, ẹni kẹta. Àdéhùn tó wà láàárín àwọn mẹ́tẹ́ẹ̀ta l'ákọsílẹ̀ ló wà. Ó tún dúró fún pé gbogbo ǹkan tó bá ń ṣe, ó ti wà ní àkọsílẹ̀ lórí àdéhùn yẹn. Ó tún mọ̀ sí pé kí ni gbogbo ǹkan tọ ń ṣe, ó pẹ̀lú ǹkan tọn kọsílẹ̀ nínú ìwé náà. Tán bá dẹ̀ máa ṣiṣẹ́ ọhun náà, àdéhùn yẹn jẹ́ bí itọ́sọ́nà láàárín àwọn mẹ́tẹ́ẹ̀ta. Torí pé kí ni tí wọn ò bá ka dáadáa, kò le ye wọn, wọ́n sì ni tí wọ́n o ṣe ń bẹ. Bẹ́ẹ̀ ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n bá lè ṣiṣẹ́ mi dáadáa.

Ṣé o máa ń fi ìdáàbòbò oorun sára? Bẹ́ẹ̀ni, pàápàá jùlọ ẹni tí mi ò mọ̀ rí, tí mi ò mọ̀lé e, mi n mọ̀na ẹ̀, mi ò mọ ẹyẹ tó sú, ó ṣe pàtàkì kí n fi ìdáàbòbò sí ara. Èmi náà mo fi ń tọ́jú ara mi ni. Mo fi ń dáàbòbò ara mi ni. Kì n má gbé ààrùn tí ò ṣe tèmi, kì má gbe sára. Pàápàá jùlọ, ó dára gan fún ẹni tó jẹ́ pé kò wá ọmọ lásìkò yìí, tí ó dẹ̀ tún fẹ́ gbé ǹnkan tí ò ṣe tiẹ́ kó gbe lu ara. Ó di dandan kó fi ìdáàbòbò sí ara, tó bá fẹ́ bá ọkùnrin tàbí ọ̀bínrin, tó bá fẹ́ bá wọn ní ǹnkan po. Irú èmi ń sìn o, tó bá jẹ́ en ti--ati en tí mo mọ̀ àti en tí mi ò mọ̀, mo máa lo ìdáàbòbò sí ara. Mo fi ń tọ́jú ara mi ni. Pàápàá jùlọ, nílé ìwòsàn, wọn máa ń ṣàlàyé fún wa. Ẹni tó ti ṣe tán láti bá-- tó ti ṣe tán láti bímọ fún, tó jẹ́ pé kò tún wá ṣe ẹni mímọ̀, bó ti ẹ̀ jẹ́ ẹni mímọ̀ gan, ó máa da kíyàn lo ìdáàbòbò sí ara, kí èèyàn bá lè má gbé oògùn, kí èèyàn máa lè máa kó ààrùn tí ó gbọ̀ òògùn. Ó dára kíyàn fi ìdáàbòbò sí ara.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Irú aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ tó bá da gbogbo ará, tó bá bo gbogbo ara mi. Mi i fẹ́ràn kí ń máa wọ aṣọ tó bá ṣí àyà lẹ̀ tàbí tó bá ṣí ìdí lẹ̀, mi kì í wọ ru aṣọ bẹ́ẹ̀. Bí kí ń wọ jalámíà, kí ń wọ aṣọ tó gùn lápá, tó gùn dé, tó gùn dé bí ẹsẹ̀, irú aṣọ bẹ̀ yẹn ni mo máa ń wọ̀. Nígbà mí ẹni tó bá ra aṣọ fún mi, tí bá rí pé aṣọ náà kò gùn dé ilẹ̀, tó bá amọ̀ tó bá jẹ́ pé aṣọ náà ó rẹwà lójú, ó ṣe é wò tó jẹ́ pé ẹlòmíì bá ríi lára mi, á ní bẹ́ẹ̀ ni, aṣọ gidi lo wọ̀. Irú aṣọ bẹ́ẹ̀ yẹn náà mo tún máa ń wò. Mi ò wà fẹ́ràn ká aṣọ tán yóóyo, mi ò wọ aṣọ bẹ́ẹ̀. Bí kí aṣọ kó fẹ́ dúdú díẹ̀ lójú, kò tọná lẹ́ jù, kò ṣe irú aṣọ tí jẹ pé tí bá ń bọ̀ lójú ọ̀nà, ẹ tì máa mọ̀ pé èmi ni mò ń bọ̀, ìrọ́ mi n wọ irú aṣọ bẹ́ẹ̀. Aṣọ tó jẹ́ pé ó bá asìkó mu, ó bojù ọjọ́ mu, irú bẹ́ẹ̀, irú aṣọ bẹ́ẹ̀ ni mo máa ń wọ̀. Tí bá dẹ́ tó wọ aṣọ náà, màá tún fi oríṣiríṣi ẹ̀ṣọ́ màá tún fi le, a tó wá jẹ́ kí aṣọ yẹn, kí ẹwà rẹ̀ kó tún buyọ̀ sí i. Irú aṣọ tí mo máa ń wọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀ re, aṣọ tó bá jẹ́ pé ó fẹ́lẹ́, kò le lọ́wọ́, mi kì í wọ irú aṣọ bẹ́ẹ̀. Aṣọ tó bá nípọn, mo tún fẹ́ràn kín màá wọ irú aṣọ bẹ́ẹ̀.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Hmm ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni bóyá àsìkò tí òjò bá ń rọ̀ tàbí kó tó rọ̀. Ojú ọjọ́ yẹn máa ń sọ fún mi pé ẹniọ̀lá, àsìkò yìí inú yàrá rẹ ló yẹ kó wà. Bí ó yá kò wá mú ẹrọ ìbánisọ̀rọ̀ ẹ. Kó tẹ̀ sí eré ìdárayá àwọn eléébo. Kó wá máa wò. Tàbí irú ojú, irú ojú ọjọ́ yẹn, ìyẹn ni tí kó tó di pé òjò rọ̀ ni mò ń sọ yí ó. Bí ó yá kí n wà nínú yàrá mi, kí n da aṣọ bora, kí n wá sun ọ̀run àlàáfíà. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ yẹn oun ni mo máa ń fẹ́ ká wá fẹ́ sọ ká fẹ́ fi le. Irú ojú ọjọ́ tó jẹ́ pé òjò náà ti ń rọ̀. Irú ọjọ́ yẹn a wá dàbí po dúdú. A dàbí pé alẹ́ ti de bá'yàn. Bẹ́ẹ̀dẹ̀ree alẹ́ ò tí ì de. Irú ojú, irú ojú ọjọ́ bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ràn. Nítorí pé kí ni? Ọkan eeyan á balẹ̀, ara èèyàn á tutù. Inú, inú èèyàn gan á dùn, èèyàn á sun àlàáfíà. Irú ojú, irú ojú ọjọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Hmm orin tó jẹ́ pé tí èèyàn bá ń gbọ́ sí etí, èèyàn ní mọ̀ bàtà rẹ̀. Èèyàn bá ń, tó bá ń yípadà tó bá ń gbé rẹ̀, èèyàn ní mọ̀. Orin tó jẹ́ pé ó dùn gbọ́ létí, orin tó kán yàn lọ́gbọ́n, orin tó fún yàn ní òye. Irú orin bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́. Pápa ju ìlọ̀, mo máa ń rántí ìgbà yẹn. Taa bá fẹ́ lọ sí ilé ìwé láàárọ̀ kùtùkùtù, bàbá mi a ti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ nígbà náà. A wá tẹ̀ sí, ó ní orin kan báyìí tó máa tẹ̀ pé mi ò mọ ẹni tó kọ orin náà. Kódà mi ò lè sọ pé bó ṣe kọ orin náà lẹ́ẹ́ lẹ́lẹ̀yi, àmọ́ orin yẹn tó bá ti, tó bá ti tán báyìí, inú mi máa ń dùn ni. Í hun á máa jó, í hun á máa jó, í hun á máa jó. Bàbá mi a tún máa fi mí ṣe ẹ̀yẹ pé ṣé ìwọ ọmọdé yìí, ṣé o ní lọ ilé ìwé rẹ ní? Wọ́n sì mọ̀ pé kí n ṣe ebí mi torí pé kí ni? Orin alalubarika ni, orin tó ń kán yàn lọ́gbọ́n, orin tó ń là ń kan mú, tó ń là oyé, móyàn fún yàn ni. Irú orin bẹ́ẹ̀ ni bàbá mi máa ń, ló máa ń tan fún wa láàárọ̀. Ǹkan tó bá ṣẹlẹ̀ ni pé èmi nìkan ni mo máa ń jó sórin náà o. Àwọn ẹ̀gbọ́n mi, wọ́n máa ń fi mí ṣe ẹ̀yẹ pé ìwọ ó ní nǹkan tó ń forí rẹ ro.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà tó bá wù mí ni mo lè jẹ oúnjẹ ọ̀sán. Àmọ́ ní, nígbà mìí mo máa ń jẹ oúnjẹ ọ̀sán láàárín ago kan ọ̀sán títí di ago mẹ́rin tó ti sún mọ́ rọ̀lẹ́. Torí pé kíni? Mò ń ṣe iṣẹ́ lọ́wọ́. Ìgbà mí mo lè máa wo ago mi kí mọye kí máa nkan ti ágo sọ. Ìgbà mí dèré mo lè ti gbàgbé sùn lọ, tó jẹ́ pé ìgbà tí mo bá jí ni màá tó lọ jẹ oúnjẹ ọ̀sán. Àmọ́ lái moye ìgbà ọwọ́ ago méjì mo máa ń dìde lọ ra oúnjẹ tí ń jẹ fún oúnjẹ ọ̀sán. Àmọ́ kò sí ìgbà kan tí èmi ò lè jẹ oúnjẹ ọ̀sán. Tó bá ti ṣàjẹ́ pé láàárín ago kan sí ago mẹ́rin, ìgbà yẹn náà ni n ti jẹ oúnjẹ ọ̀sán. Ìgbà mí dèré mo lè máa jẹ oúnjẹ ọ̀sán torí pé kí ni oúnjẹ náà máa ń sún yàn. Gbogbo inkan tá ti jẹ tẹ́lẹ̀ náà la tún ń tún jẹ. Ó máa ń sún yàn. Àmọ́ ní, ní, ní gbogbo ìgbà, ní gbogbo ìgbà láàárín ago kan ọ̀sán títí ago mẹ́rin ni oúnjẹ ọ̀sán mi máa bọ́ sí. Ìgbà yẹn lọ sì máa ń fún wa ní ìsinmi bí ka lọ jẹ oúnjẹ ọ̀sán.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni o, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Nígbà mi mo máa ń ra ago ọwọ́, nígbà mi mo máa ra bàtà, nígbà mí dèrí mo máa ra aṣọ, nígbà mi mo máa ra ẹ̀gbà ọwọ́, nígbà mí mo máa ra ẹ̀gbà ọrùn, ìgbà mí dèrí mo lè ra ẹran, ìgbà mí mo lè ra oúnjẹ. Ǹkan tó bá wù mí mo lè rà á lórí Íńtánẹ́ẹ̀tì. Ó kò jẹ́ pé nígbà mi tí bá ra nǹkan náà mo lè má rí, mo lè má rí nǹkan tí mo rà. Ó lè lọ lọ́jọ́ tó pẹ́ kí ẹni tó, tó yẹ kó fún mi ní ọjà mi kó tó pé mi pé kí wá gba ọjà mi. Ọ̀rọ̀ lórí pé ká máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó máa ń sùn mí ń gbà mí o, ẹrù rẹ̀ sì máa ń bà mí. Àmọ́ tó yẹ́ pè ibi tí mo fẹ́ ra ǹkan ó jìnnà sílé. Kò dà kí ń kúkú ra ǹkan mi lórí Íńtánẹ́ẹ̀tì? Mo sì mọ̀ pé owó bí wón ó ṣe gbé wá sọ́dọ̀ mi, òun ní ń san. Àmọ́ o, ó máa ń dá ń gbà mí. Ó sì máa ń fún ìyàn lọ́kàn balẹ̀ nígbà mi. Àmọ́ ìgbà mí, ìgbà mí dè re tè ẹ̀yàn ba ti ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì báyìí, àyà èyàn yó, àyà èyàn yóò wá ga. Èèyàn ó wá nà rọ́ ara, èyàn ó máa jókòó, èyàn ó mọ dìde. Èèyàn ò ní lè rí orún ń sùn torí pé èyàn ò tí rí ǹkan tí èyàn ra lórí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ lọ́pọ̀ ìgbà m màá ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Hhm, kí ni mo féràn lórí pizza náà? Èmi ò sábà n jẹ pizza bẹ́ẹ̀ torí pé kí ni, kí ni ohun tó máa ń fi sórí ẹ? Ó máa ń fà, èmi ò sì féràn kí nǹkan dùn dundun kó tun wa máa fà. Ó máa ń rìn mí láya. Àmọ́ ó olójú àwọn pizza tí mo ti rí o. Àwọn mí máa ń ní ṣíkìn, àwọn mi máa ń ní ẹran lórí rẹ̀, àwọn ní sì ni wọ́n máa ń fi kí nìkan bí i, kí ni pè náà? Wọ́n ni gízáàdì. Oríṣìíríṣìí na sa máa ń fi sórí pizza. Imi dẹ̀rí wọ́n á ní p-pepperoni. Èmi ò mọ̀ nǹkan tó ń fi sórí pizza bẹ́ẹ̀ o. Àmọ́ o, ẹ́yi tí mo jẹ kányìn, ó dùn, ó fẹ́ ta díẹ̀ lẹ́nu. Àmọ́ kí ni ọ̀hun náà ń fà? Èmi ò sì fẹ́ kí nǹkan fà. Kí nǹkan fà, kí eyan náà tún máa fà. Èmi ò féràn pizza bẹ́ẹ̀. Àmọ́ nígbà, àmọ́ ye ìgbà tó n ti rà, èmi máa ń lá ta díẹ̀ n nu. Imi dẹ̀re kò kí ń fà. Imi dẹ̀re ó máa le pandi bí i páálí ni. Èmi jẹ̀rí ó máa rọrùn. Àmọ́ èmi ò féràn pizza bẹ́ẹ̀. Àmọ́ èyí tí sọ pé mo féràn ni to n bá fi ṣíkìǹ sì, àwọn ni mo féràn.

Ṣé o wọ gíláàsì? Rárá o, mi ò wọ gíláàsì o. Àmọ́, ó jẹ́ nǹkan tó ń wù mí wọ, torí pé kí ni? Ó ní ìgbà kan tí ojú ń dùn mí, ojú yẹn ń dùn mí gan-an débi wípé mo bẹ̀rẹ̀ sí ń yọ omi lójú. Mo á wò pé ṣé kí n lọ gba gíláàsì ni? Àmọ́ mo tún rò pé ṣé mo ní owó lọ́wọ́ láti gba gíláàsì gan-an kí má tan ra mi jẹ? Àwọn òbí mi náà tún gbà mí ní mọ̀, boya kí, kí n fi, kí ẹran ra máa gbé ẹrú bá mi sọ̀rọ̀ mi, kí ẹran ra máa gbé sójú. Kí má jẹ kí iná máa dùn julojú mi, kí sì mọ̀ ǹkan tí mò ń ṣe, kí n tọ́jú ara mi. Mo á gbúrú ronú padà pé a kí n má gba gíláàsì, boya torí ẹ ni mo ṣe di ẹrú ẹni tí ò kí ń lo gíláàsì lẹ́ẹ̀ni yìí o. Àmọ́, ó wù mí gbà. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò wọ gíláàsì o, mi ò wọ.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà. Nibi iṣẹ́ mi, ọ̀gá mi máa ń kọ nǹkan tí máa kọ fún mi. Èmi ni màá dé kọ lẹ́tà yẹn náà síta. Nígbà mí dèe re, ó lè máa sọ lẹ́nu kèmi máa kọ sílè. N gbà mí dèé re, ó lè jẹ́ èmi ni màá sọ, èmi náà ni màá tún kọ sílè. Bó bá ṣe gbé iṣẹ́ yẹn fún mi ni. Àmọ́ bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà torí pé kí ni? Wọ́n kọ́ mi bọ́n ṣe ń kọ lẹ́tà ní ilé ìwé mi. Mo lè kọ lẹ́tà sí olùdarí ilé iṣẹ́, mo lè kọ lẹ́tà sọ̀rẹ́, mo lè kọ lẹ́tà ṣẹ̀bí. Kódà mo lè kọ lẹ́tà sí olólùfẹ́ tó jẹ́ pé tó bá ń kà bààyi, inú e à máa dùn, a máa rẹ́rìn mú ṣẹ́ bí kódìí mọ́ mi ló ṣe maa má ṣe. Bẹ́ẹ̀ ni mo mọ lẹ́tà kọ.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Hmmm ayélujára. Tí ó bá j'ọ́rọ̀ Íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀, èmi ò mọ ǹkan nípa Íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ o. Àmọ́ ó ní Íńtánẹ́ẹ̀tì kan, ṣé Íńtánẹ́ẹ̀tì ni ń pè é ni tàbí ayélujára náà ni? Ó ní kan, ẹ́ kínni ni wọ́n ń pè Instagram? Mo wà lórí Instagram, mo wà lórí TikTok, mi ò sí lórí ayélujára Facebook, mi ò sí lórí ẹ́. Ó ní kan tó máa ń pè ní X. X yẹn Twitter lọ máa ń pè é. Àmọ́ èmi ò mọ bóyá bí wọ́n ṣe ṣe é nìyen o kò yé mi o, mi ò mọ. Àmọ́ mo wà lórí Instagram mi, ibẹ̀ náà ni mò ń ti ntàjà, ibẹ̀ náà ni mò ń tí ń bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀. Ó tún ní kan náà tó jẹ́ WhatsApp, ìyẹn náà mò ń lò ìyẹn náà.

Ṣé o máa ń fín tùràrí? Hmn, bẹ́ẹ̀ni o mo máa ń fín tùràrí o. Nígbà mi, ẹ̀gbọ́n mi ló máa ra tùràrí wálé. A máa ń fín káàkiri gbogbo nù lé. Ìgbà mí a fi ń ṣe àdúrà, ìgbà mí dẹ̀rẹ̀ a fi ń lé nǹkan burúkú kúrò nù ilé. Èmi ò fi bẹ́ẹ̀ kó dùn òórùn ẹ̀, torí pé kí ni? Íyan ó mọ wú kọ́ bí ẹni tó gbé kọ́li ni. Èmi ò sábà mu dá nítèmi, àmọ́ ìgbà tó bá jẹ pé kò sí anybody nù ilé, èmi ló máa gbé iṣẹ́ yẹn fún pé kí n lọ fín tùràrí káàkiri gbogbo nù lé. Màá fín láti yàrá, yàrá méjèèjì, màá fín dé ibalùwẹ̀, màá sì ń fín dée. Yàrá tí gbogbo wàá ń jókòó jẹun. Ìyẹn ni, ibẹ̀ náà ni mò ń máa ń fín dé. Àmọ́ mi ò fi bẹ́ẹ̀ kó dùn tùràrí. Òórùn rẹ̀ le, ìfín ẹ̀ dẹ́ pọ̀.

Ibo ni o máa ń ra ǹkan? Ìgbà mí mo lè ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, Ìgbà mí mo lè ra ǹkan lọ́jà, Ìgbà mí mo lè ra ǹkan lọ́wọ́ orẹ̀ kí n ra ǹkan lọ́wọ́ ẹbí. Ìgbà mi dẹ̀re mo tún lè ra ǹkan lọ́wọ́ ọ̀tá mi. Tó bá ti jẹ́ pé nǹkan tó ní lọ́wọ́, inú mi dùn síi, mo fẹ́ràn, ó dùn mọ̀ mi nínú. Ìgbà mi dẹ̀re mo máa rán yàn kan bá mi ra ǹkan, èmi náà a wá gbà lọ́wọ́ ẹni náà. Ìgbà mí ó lè má jẹ́ mi kan ni màá lọ rà fún ará mi. Ìgbà mí mo lè rán yàn tó jẹ́ pé èmi náà ni màá wá ra ǹkan yẹn padà lọ́wọ́ ẹni náà. Ìgbà mi dẹ̀re tí bá ra ǹkan, mo lè gbé fún onímọ̀tò kó wa gbebami nílé. Ìgbà mí mo lè lọ ra ǹkan ní supamákẹ́ẹ̀tì, Ìgbà mí mo lè lọ ra ǹkan ní loodo ẹran. Kò sí ibi tí mi ò tí lè lọ ra ǹkan.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ sí? Kò sí àkókò tàbí ìgbà tí mi ò kí n ṣiṣẹ́. Ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ láàárọ̀, ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ lọ́sàn-án, ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ lálẹ́, ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ lọ́sàn-án, mi ò ní ṣiṣẹ́ láàárọ̀, ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ ní alẹ́, ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ ní àárọ̀, mi ò ní ṣiṣẹ́ lọ́sàn-án, ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ lálẹ́. Ìgbà mí dèérí, ó lè jẹ́ pé alẹ́ nìkan ni mo máa ṣiṣẹ́. Ìgbà mí, ó lè jẹ́ pé màá ṣiṣẹ́ ní alẹ́, mi ò ní ṣiṣẹ́ láàárọ̀, mi ò ní ṣiṣẹ́ lọ́sàn-án. Ìgbà mí, ó lè jẹ́ pé ọ̀sán nìkan ni mo máa ṣiṣẹ́. Kò sí ìgbà kú ìgbà tí iṣẹ́ mi ò kí ń bọ́ sí. Ìgbà mí dẹ re, ó lè jẹ́ àsìkò tó yẹ máa sin mi ni màá tún gbé iṣẹ́ mi sọ́wọ́ torí pé kí ni mo gbọdọ̀ jẹun. Ọ̀nà àtìla ni everybody ní olúkùkú bá káàkiri. Bẹ́ẹ̀ ni, kò sí ìgbà tí mi ò lè ṣiṣẹ́.

Ṣé o máa ń rántíi, àlá rẹ? Àh! Nígbà mí mọ máa ń rántí, ìgbà mí dèrí mi ò kí ń rántí. Ìgbà mí ti bá rántí ẹ́, mi ò ní le sọ pé báyiì ló ṣe jẹ. Ìgbà mí dèrí tí ń bá rántí ẹ́, a máa dàbí pé mi ò mọ nǹkan tí mo ṣe. Ìgbà mí dèrí tí bá fẹ́ sọ, gbogbo ọ̀rọ̀ náà akàn ṣàpá mi lórí ni, àmọ́ mo mọ rán tí bó ṣe ṣẹlẹ̀. Ti bá ń lá là burúkú ń gbà mí, mi ò ń rántí o. Mi ò kí ń sábà rántí àlá burúkú. Àlá tó da,.mo máa ń sábà rántí, tó jẹ́ pé tí bá ń ro ìyè gan, màá tún máa ń rẹ́rìn-ín. Àní, ìgbà mí dèrí. Tí bá, tí bá ń lá là burú, mo máa ń rántí, tó jẹ́ pé a ti ṣọ̀gùn, ẹ̀rù a máa bà mí, àmọ́ é ṣọnà ni. Ni ọ̀pọ̀ ìgbà, màá rántí àlá mi, bẹ́ẹ̀ mo màá rántí dáadáa.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi sórí cloud. Nígbà mí, èmi kọ́ ni mo máa ń sábà ṣiṣẹ́ yẹn. Mo máa ń gbé fún èèyàn tó máa bá mi ṣe. Nígbà mi, tó bá jẹ́ pé bóyá mi fẹ́ kí kiní ọ̀hun náà sọnù, mi fẹ́ wá ti, màá rora sọ fún èèyàn kó bá mi fi sórí cloud. Nígbà mi dèré tó bá jẹ́ mo fẹ́ bá èèyàn tọ́jú nǹkan, fẹ́ bá èèyàn tọ́jú fáìlì ká ba lè máa ma wà kiri, mo lè ní kó bá mi fi sórí cloud. Ìgbà mi dèré tí nǹkan bá ti pọ̀jù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, tó jẹ́ pé fáìlì ti pọ̀jù mi ò ló jù tú, ó ní bí mo ṣe máa sọ fún ẹ nínà kó bá mi ṣe. Tó jẹ́ pé eeyán aní apá tiè, wàá dè bá mi gbè sí orí cloud. Koyin fún mi wà lá, ó dè dá lọ́pọ̀lọ́pọ̀ fún mi.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà míhìn, tó bá jẹ́ pé mo ti rọ, mo ti fọ aṣọ síta, màá sárẹ́ lọ káṣọ mi wọlé. Ìgbà míhìn dẹ̀ẹ̀ ré, mo lè mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kín n máa wo orí i Íńtánẹ́ẹ̀tì. Ìgbà míì, mo lè wórun sùn. Ìgbà míì mo lè wa ìwé kà. Ìgbà míì mo lè fi àsìkò yẹn kin fi to yàrá mi. Ìgbà míì dẹ̀ẹ̀ ré, mo lè máa kọrin káàkàkiri inú ilé. Ǹkan tó bá wù mí, mo máa ń fi àsìkò mi ṣe nígbà tí òjò bá ń rọ̀. Ìgbà míì dẹ̀ẹ̀ ré, mo kàn máa dúró sí ìta ilé e wa, màá sì máa wo bí òjò náà ṣe ń rọ. Ìgbà míì mo lè sá sínú òjò náà kín in ma jó lábẹ́ òjò, kómi ẹ̀ máa kàn mí lára. Ǹkan tó bá wù mi mo máa ń ṣe nígbà òjò. Ìgbà míì dẹ̀ẹ̀ ré, ó lè jẹ́ gbà yẹn ni ẹbí á pa mí tí màá lọ wóúnjẹ jẹ.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni o, lọ́pọ̀lọ́pọ̀. Kódà inú mi máa ń dùn, ara mi máa ń yá ni. Páápàá jù lọ tí olùkọ́ wa tó bá ń sọ, ẹlòmíì kẹ̀re, ó tún ní ẹ̀bùn láti máa ka nǹkan jẹ́ pé tó bá ń ka ìwé tàbí àlọ́ tàbí nǹkan kan tó bá ń sọ lẹ́nu, a máa dá yín lọ́rùn láti máa gbọ ni. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Ìdí mi sì ni gbogbo ṣé ìpànìyàn lẹ́rìn tó, wọn tún máa ń kọ́ yàn lọ́gbọ́n, ìyà tún ní òye síi. Bẹ́ẹ̀ni o, nípa àṣà Yorùbá ni mo fẹ́ràn, pàápàá jù lọ àlọ́. Aàà, àlọ́ máa ń dùn, ó máa ń dá yàn lára yá. Páápàá jù lọ tó bá jẹ́ pé a pọ̀ ti a jọ ń gbọ́.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ọ̀nà tí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi leleeyi, nígbà mi ti torí mo ní ọ̀gá tó wà lókè. Tí ọ̀gá mi bá gbé iṣẹ́ fún mi, èmi ni màá sọ fún àwọn òṣìṣẹ́ tókù pé ọ̀gá sọ pé kí á ṣe báì báì báì báì. Mo lè mú méjì nínú wọn kí n fi wọ́n sí apá kan, kíni káwọn, káwọn yẹn kó máa mójútó àwọn iyókù. Ìgbà mi dẹ̀ ree, mo lè tún mú méjì nínú méjì tókù. Mo lè sọ fún wọn pé ẹ̀yin ni ẹ máa bá wọn lọ ra àwọn nǹkan tó nílò fún iṣẹ́ tó ga gbé fún wa. Bó bá ṣe wù mí ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Ìgbà mi sì ni, mo lè ní kí wọ́n máa ṣiṣẹ́ kankan, ìgbà mí dẹ̀ ni mo lè ní kí wọ́n ṣiṣẹ́.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Hanh? Mo fẹ́ràn ọdún iléyá, mo fẹ́ràn ọdún Kérésìmesì, mo fẹ́ràn ọdún awẹ, kò sí ọdún tí mi ò fẹ́ràn. Kódà mo tún fẹ́ràn ọdún eégún. Mo rántí ìgbà yẹn, tí a bá wà ní àdúgbò wa tí gbogbo àwọn ọmọ ta bá ń bá ara wa ṣeré. Tí a bá ti rí eégún tó ń bọ̀ lọ́kàn báyìí, eré ta máa mú, o máa dàbí pé wèrè ń lé wa. Inú a máa dùn, ara a máa ń rẹ́rìn, pàápàá jùlọ gbogbo aṣọ tó máa ń wọ̀, bó ṣe máa ń jó, bó ṣe máa ń kó ara wọn kiri. Kò sí ọdún tí mi ò fẹ́ràn. Tàbí iṣẹ́ ọdún iléyá la fẹ́ sọ ni. Ta máa pẹran, ta maa gbàgbọ́, ta maa pa màálù, ta maa jẹun, ta maa mú omi ọsàn, ta maa mú adùn. Kò sí nǹkan náà tí mi ò fẹ́ràn nípa ọdún. Kò sí ọdún tí mi ò fẹ́ràn. Gbogbo ọdún náà ló ní àsìkò, ó dé ní ìdárayá ti ẹ̀.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé kò sí nǹkan tí mi ò lè rò. Tí bá wo bí ǹkan ṣe wà, tí bá rí pé kí ni yi o ní à Ó máa nílò àtúnṣe. Kò sí ọgbọ́n tí mi ò lè dá ká ba lè wá àtúnṣe ṣe sí. Ìgbà mí dẹ̀rẹ̀, ó lè jẹ́ pé lára nǹkan tí èèyàn ti sọ, òun ni màá mú, màá wá rò pé kí ni mo lè fi kun. Ìgbà mí dẹ̀rẹ̀, ó lè jẹ́ pé ìwé tí èèyàn ti kọ, tí bá ká tí mo rí pé mo mọ ọgbọ́n wá, màá tún rò kí ni mo lè fi kun. Àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, òun ni màá rò tí mo màá fi mú èrò tuntun wá. Ìgbà mí dẹ̀rẹ̀, ó lè jẹ́ pé mo lè wà nínú ọkọ̀ tàbí bóyá ìgbà mí, mo lè wà ibi iṣẹ́ ká máa sọ̀rọ̀ ká máa bára wa ṣeré. Kí ó jẹ́ pé èèyàn kan máa mu ọ̀rọ̀ wà, mowa lé sọ pé, àh! Ọ̀rọ̀ tó dé mu wá yìí ó lọ́gbọ́n lórí o. Emi na àtúnṣọ̀ tẹ́ mi. Nǹkan tí mo dẹ̀ fi sọ̀ tẹ́ mi ni pé, ẹ mọ̀ pé òun ti mú ọ̀rọ̀ ti ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ tó sọ ló bí ọ̀rọ̀ tẹ́ mi sọ. Èrò tuntun náà ni ẹ̀. Ìgbà mí dẹ̀rẹ̀ ọ̀gá wa lè gbé Ó lè gbèsẹ fún wa. Kí n má mọ̀ nǹkan tí mo máa rò. Ó lè jẹ́ pé tí bá wà nínú ọkọ̀, màá ma wò pé, à á à! Iṣẹ́ yìí, ọ̀gá wa máa ní ká ṣé lóòótọ́. Mo wà lè rí ǹkankan tó jẹ́ pé ó máa mú mi rántí iṣẹ́ yẹn. Tó bá di ọjọ́ kejì níbi iṣẹ́, màá wá lọ gbé káàlẹ. N ò sì nímọ̀ pé nǹkan tí mo rí ní àná, òun ló jẹ́ kí n gbé nǹkan tí mo sọ léèní káàlẹ.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé kí n tó bá yàn sọ̀rọ, mo máa n wo irú èèyàn tẹni náà jẹ́. Yálà ẹgbẹ́ mi tàbí kó n ṣe ẹgbẹ́ mi. Lálá kọ́kọ́, àwọn tó jẹ́ ẹgbẹ́ mi níbi iṣẹ́, ko n ṣe gbogbo wọn náà ni ara wọn yọ̀ mọ́ yàn. Ko n ṣe gbogbo wọn leyan máa rẹ́rìn-ín sí tán máa rẹ́rìn-ín padà sí. Ni ọ̀pọ̀ ìgbà tí bá ti rí èèyàn, ro jẹ́ pé èmi àti ẹ̀, ẹgbẹ́ ni emi àti ẹ̀ níbi iṣẹ́, mi kì í pè lórukọ o, mo máa n fàpọ̀nle si ọrúkọ ẹ nì. Màá wá wo irú èèyàn tó jẹ́. Màá ṣe, kò sí ǹkan tí mi ò le ṣe láti mọ irú èèyàn tẹni náà jẹ́. Bóyá bó ṣe n sọ̀rọ̀, bó ṣe ń gbéra ẹ, irú ǹkan bẹyẹn ni mo máa wo kí n tó mọ irú ọ̀nà tí màá gbà yọ̀ sí tàbí ọ̀rọ̀ tí mo máa sọ sí tàbí bí emi náà ṣe máa ma ṣe ní ẹgbẹ́ ẹni náà. Ó lèèyàn kan tó wà níbi iṣẹ́ tí mo rí pé ẹni yìí onínú fufu ni. Ó loju ǹkan tí ẹ lè bá sọ, ẹ lè bá ṣeré, ẹ lè bá rẹ́rìn-ín, a máa le ojú kókókó ni. Mo ti mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ ni. Ó lójú ọ̀rọ̀ tí mo máa ń bá sọ. Ẹlẹgbẹ́ mi ni o. Ìgbà mí gan, ó máa n ṣe bí i pé òun ni ọ̀gá lórí mi. Àmọ́, torí pé mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo yọ̀ mọ́ yàn, mi ò fẹ́ jà. Ọ̀rọ̀ tutu ni mo máa ń bá sọ. Ti n bá ti rí pé inú ti ń bí i, màá rọra yẹra fún un. Ti n bá rí pé inú ẹ́ ti wá lẹ, máa padà lọ bá, a máa tún jọ sọ̀rọ̀ ní túbinnúbí. Màá ṣàlàyé fún un. Ọ̀rọ̀ báyìí ni mo sọ lẹ́ẹ̀kan yẹn tó bá jẹ́ pé o bí ẹ ni inú, màá bìnu. Ọ̀nà bẹ́ẹ̀ yẹn ni èèyàn fi ń, ni èèyàn fi ń to ọjọ́ iwájú èèyàn níbi iṣẹ́. Ọ̀nà bẹ́ẹ̀ yẹn ni mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe. Ó lójú àwọn tí mo máa ń bá rẹ́rìn-ín, ó lójú àwọn tí mi ò kí ń bá rẹ́rìn-ín torí pé kínni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wà. Àmọ́ o, èyí jẹ́ kóko bẹ́ẹ̀ ni pé mo màá n fi àpọ́nle sorúkọ wọn. Mi ò yájú si ẹnìkan kan nínú wọn.

Kí ni o máa ń fún oní ìtara ní ibi iṣẹ́? Hun, ẹni tó bá ní ìtara èeyàn, èmi ò rí ọ̀nà tí èèyàn gbọ́dọ̀ fi súnmọ́ o, torí pé kí ni? Ẹ̀ mọ̀n inu e, nǹkan tó máa ṣe ẹ̀ mọ́, eeyan tí ó ti ṣe gan an ẹ̀ mọ̀. Àmọ́ torí pé kí ni ó jẹ́ ibi iṣẹ́. Èèyàn o dè ní fẹ́ kí ẹlòmíì fi ìwà ti e kò fi kó báyan. Nkan tí èmi máa ń ṣe lẹ́le fún ẹni tí ó bá ní ìtara mi ní ibi iṣẹ́. Màá ń máa yàgò fún un ni o. Mo máa yàgò fún un. Ìgbà mí dè re, tí bá ní kí ẹ ti ẹ súnmọ́, kí n fi mọ oru eeyàn tó jẹ́, tó tọ̀lọ́tọ̀ oní ìtara mi. Àmọ́, ó lójú ọ̀rọ̀ tí mo máa bẹ́ ni náà sọ, tó jẹ́ pé ẹni náà á wò mí pé, á, ọmọ yìí tí mo dè máa ń wò bí i pé òun ló ṣe kí i, òun ló ṣe kí i ní ju, òun ló gbéyan gan jù, kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Ẹmí jẹ́ eeyan kan tó jẹ́ pé tí bá rí eeyàn nibi iṣẹ́, tó jẹ́ pé kó kì í yọ̀ mo mi. Mo máa ní ọ̀nà tí mo máa ń fi, tí mo máa ń fi bẹ́ ni náà ṣe, pẹ̀lú ohun ìrèlè, pẹ̀lú àpọ́nlé mo máa ń fi bẹ́ ni náà ṣe. Kí n bá le jẹ́ kó rí pé mi ò ṣe oru eeyàn to, tan ro boya mojẹ. Àmọ́ nígbà mi ó máa ń da. Ẹni tó bá ní ìtara eeyàn ní ibi iṣẹ́, kí èèyàn rọra yẹgi fún un, kí ẹ́ rọra yàgò fún un, kí ẹ́ rọra yàgò fún un. Iyẹn ni ẹni tó bá ní ìtara eeyàn ní ibi iṣẹ́. Torí pé kí ni? A mọ̀ óru inú tó lè máa bí ẹni náà, a dè mọ̀ orú nǹkan tí ẹni náà lè ṣe. Ko má jẹ́ pé ẹni náà ó máa gba ṣẹ́ nídi eeyàn. Ó máa ń da ká máa yàgò fún ẹni náà. Tí iṣẹ́ bá pa yín pọ̀, ẹ ṣé. Tí iṣẹ́ ò bá pa wá pọ̀, a máa yàgò fún ara wa ni. Tọ̀rọ̀ bá pa wá pọ̀, a máa sọ̀. Tọ̀rọ̀ ò bá pa wá pọ̀, a máa yàgò fún ara wa ni. Tó bá ti ń di pé gbọ́n mi sì ó tó ti ń dé, a máa yàgò fún ara wa ni. Iyẹn ni ẹni tó bá ní ìtara mi ní ibi iṣẹ́. Koun ṣe gbogbo wan náà mo máa ń bá a rín pọ̀.

Orin wo ni o fẹ́ràn jù? Hmm, mo fẹ́ràn orin ayé àtijọ́, pàápàá jùlọ bàbá wa kan tó pè ní Fela. Orin Fela dùn bó létí, ó kóyan lọ́gbọ́n. Nígbà mi tí èèyàn ń bá gbórin Fela, ẹ́ni mọ̀ ìgbà tẹ mọ́ máa jó, tí a má ma jó. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ pọ̀. Orin ayé ìsìn mo fẹ́ràn ẹ̀ náà torí pé kíni, ó lójú orin tí èèyàn lè gbọ́, ó níbi, ó lójú orin tí èèyàn lè gbọ́ ní ibi tí èèyàn bá wà. Tí mo bá wà ní ilé ìjọsìn, irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin tí ìyá wa kọ, Tọ́pẹ́ Alabi. Tí bá wà ní club, ilé-ijó, orin tí mo lè ma gbọ́, ni orin tí bọ́yá tí Davido bá kọ. Tàbí orin tí Burna Boy bá kọ, irú orin bẹ́ẹ̀ tó dáa fún irú ibi tí mo wà yẹn. Tí bá wà n ilé mi ìgbà mí, mo lè gbọ́ Wasiu Ayinde, mo lè gbọ́ orin Oṣùpá, kò sí orin tí mi ò lè gbọ́ tó bá ti jẹ́ pé ó dùn létí. Kò sí orin tí mi ò lè gbọ́. Àmọ́ orin tó jẹ́ pé tó bá máa kọ àwọn nǹkan tí àgbàlagbà tàbí ọmọdé gan ò gbọdọ̀ máa gbọ́, irú orin bẹ́ẹ̀ ni n ò kí ń gbọ́ torí pé kíni, ọ̀gbọ́n òún ló fẹ́ kọ mí. Àwọn orin tí mo máa ń sábà gbọ́, orin tó bá mọgbọ́n wà, orin tó jẹ́ pé ó máa láyàń lóye, irú orin bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́. Orin tó jẹ́ pé ó máa jẹ́ kí a rí èérí, ó máa jẹ́ kí a gbọ́ àwọn ìtàn, ìtàn ìdílé, ìtàn ẹbí, irú orin bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Kò sí ẹyi tí mi ò fẹ́ràn nu méjèèjì. Ìdí tí mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ léle. Láàkọ́kọ́, ó máa ń jẹ́ kí n rántí pé kíni èmi tí mi ò pa nǹkan ní àná, mo ní àǹfààní àti àsìkò láti pa nǹkan ní èní. Nǹkan tí mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ fún ni ẹ. Ó máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn pé àsìkò ṣì wà láti kó nǹkan jọ, àsìkò wà láti sọ ohun rere. Ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń dàbí kí èèyàn ṣí abala mi fun eyan bẹ̀rẹ̀ pẹ̀leleyi bí ìmọ́lẹ̀ òwúrọ̀ ṣe rí fún mi nìyẹn. Ṣé wàá rí ìrọ̀lẹ́? Hìhù. Ìrọ̀lẹ́ máa ń jẹ́ ìrántí pé ah! Ó ti ṣe dáadáa láàrọ̀, ó ti ṣe dáadáa lọ́sàn-án. Àsìkò tó máa sinmi ni ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀, kí inú mi dùn pé ah! Àsìkò ìsinmi léle, àsìkò láti ka owó léle, àsìkò láti jẹ gbádùn léle, àsìkò láti sun ohun léle, àsìkò láti rò ó pé ah! Ǹjẹ́ gbogbo nǹkan tí mo ti ṣe látàárọ̀ dé ìrọ̀lẹ́ yìí hin je ó dá àbí kò da? Ìgbá mi gan-an ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ máa ń jẹ́ kí èèyàn máa ronú pé ah! Tí ó bá jẹ́ gbogbo eléè máa dùn báyìí. Ẹ̀wọ̀n o, kò sí ẹni tí ó dà ní méjèèjì. Kò sí ẹyi tí ó dà. Tí ọkàn ẹ bá ti mọ́, tí èèyàn bá ti ṣiṣẹ́ láàrọ̀, tó ti ṣiṣẹ́ lọ́sàn-án, o di dandan kó wá lé wa sími.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni o. Pápa jùlọ eré ìdárayá mo máa ń fẹ́ràn Yorùbá o. Mo máa ń fẹ́ràn eré ìdárayá o torí pé kí ni àwọn nkan ogbọ́n wá ń bẹ. Ìgbà mí dìérè mo máa ń bá wọn wo news lórí tẹlifísàn torí pé kí ni mo ló máa ń jẹ́ a mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé, èyí tó dà ibe àti èyí tí ò dà. Ìgbà mí dìérè mo máa ń wo orin lórí tẹlifísàn. Bẹ́ẹ̀ni, olùkalúkù ló ní ètò ti è lórí tẹlifísàn. Mo máa ń wo orin lórí tẹlifísàn. Ìgbà mí dìérè mo máa ń wo ìjà lórí tẹlifísàn. A! Mo máa fẹ́ràn ìjà lórí tẹlifísàn. Hmm, mo fẹ́ràn ìjà gan lórí tẹlifísàn. Kí ni mo tún máa ń wò na ọ́? Hmm, eré ìdárayá mo fẹ́ fẹ́ràn jù lórí tẹlifísàn torí pé kí ni ìgbà mí wà ṣe létí ẹ pé mo máa dá eeyàn lọ́run. Ìgbà mí dìérè wà ṣe létí ẹ pé a! Èyàn máa mọ̀ pé ta ló ṣe kíni yìí. Ìnú a tú ń bí èyàn, àmọ́ kosi nǹkan ti eeyàn fẹ́ ṣe èyàn a tú ń wò. Ìgbà mí dìérè mà wo ére tí o jẹ pé a máa mú inú èyàn dùn, èyàn a máa rẹ́rìn-ín. Èyàn a ti rẹ́rìn-ín, èyàn a ti gbagbe gbogbo nǹkan tí, tí ò dà tó ṣẹlẹ̀ látara ọ̀dàlè èyàn a ti gbàgbé. Ètò wo mo tún máa ń wò lórí tẹlifísàn náà? Hmm, mo máa ń wo ètò àwọn lọ́kọláya. Ó máa ń dùn, ó máa ń dà mí lọ́run. Ìgbà mí ó máa ń ṣe mí kí n ṣe ìgbéyàwó mi, ó máa ń dùn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Torí pé kí ni? Lálákọ̀ọ́kọ́, mi ò kí ń mu síbí tàbí abọ́ ìbú mú mi, mi ò kí mu lọ ibi iṣẹ́. Lelekeeji, mi ò sáà bá fẹ́ràn kii máa bayan lo ǹkan. Ká jọ máa pín síbí, ká jọ máa pín abọ́, mi ò sábà fẹ́ bẹ́ẹ̀. Totun wá jẹ́ pé àwọn tí mi ò mọrú àrùn tó wà láàárín wọn. Lẹ́ẹ̀kẹta, àsìkò tí mo máa ń jí làárọ̀, mi ò ráyè kí màá mú coffee sínú báàgì kí ni mo fẹ́ lọ po níbi iṣẹ́. Eleekerin, tí nba ní mo ti e fẹ́ ra coffee gan níbi iṣẹ́ kii po mu ó wọ́n ibo mo ti fẹ́ rí owó ẹ̀. Mi i sábà mú coffee bẹ́ẹ̀ ní ibi iṣẹ́. Ìgbà mí dèrí, iṣẹ́ lè ti ká mi lára kí má mọ àsìkò. Torí ó ní àsìkò tí èèyàn lè mu coffee tó jẹ́ pé ara èèyàn á jí pípé láti ṣiṣẹ́. Tí èèyàn bá mu coffee ní ọ̀sán, kó máa jẹ pé ó máa sùn títí, títí, títí di ìrọ̀lẹ́ tó yẹ kó máa lọlé. Àsìkò yẹn ò fi bẹ́ẹ̀ náà dà kí èèyàn máa mu coffee. Ó máa da kí èèyàn mú láàárọ̀. Àmọ́ àárọ̀ mi kò fàyè gbá kí màá po coffee, kí màá mú coffee dà ní gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn kò fàyè gbá. Rárá, kò fàyè gbá rárá. Àmọ́ ìyẹn ò ní pé mi ò fẹ́ràn coffee o. Mo fẹ́ràn coffee. Kódà mo nífẹ̀ẹ́ coffee. Àmọ́ mi ò sábà, báwo mo ṣe fẹ́ sọ? Mi ò sábà po coffee bẹ́ẹ̀ ní ibi iṣẹ́. Irọ́ mi i sábà po.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Hmmm Ó nígbà kan tí mo kẹ́yìn lọ sí ibi ilé oúnjẹ. Kò ṣe pé mo mọ̀ mọ̀ ọ́n, ara mi ò yá. Nígbà yẹn, kò dẹ́ sẹ́ni tí màá rán. Kí n tó dìde, kí n tó ro, àsìkò ti ń lọ. Ẹ̀lọ́, àwọn iyòókù dẹ̀ ré, wọ́n ti lọ ra oúnjẹ tí wọn. O wá ń tó bí ọwọ́ ago mẹ́ta. O ń tó bí ọwọ́ ago mẹ́ta kí n tó dìde, kí n tó lọ ra oúnjẹ. Èmi ni mo kẹ́yìn lọ ra oúnjẹ ní ibi iṣẹ́. Ìgbà mí dèére, ó lè jẹ́ pé iṣẹ́ ló fàá tí mo fi kẹ́yìn lọ ra oúnjẹ. Ìgbà mí dẹ̀ ré ebi ò ní pa mí, tàbí màá rò bóyá ebi ó pa mí, màá wá jókòó lẹ́ màá máa ṣiṣẹ́. Àmọ́, tó bá ti ń di pé ebi ti ń pa mí, àwọn iyòókù àti lọ ra oúnjẹ, wọn a ti dé, wọn a ti jẹun, wọn a ti yó. Èmi ló máa kú. Kò sí bi mo ṣe fẹ́ ṣe. Èmi náà ni mo kẹ́yìn lọ ra oúnjẹ. Ìgbà mí dẹ̀ ré, ọ̀gá le rán mi níṣẹ́ kó jẹ́ pé ibi tí mo lọ, mi o ri oúnjẹ ra ni bẹ́ẹ̀. Ódigba ti ń bá tó dé ibi iṣẹ́, tàbí ódigba ti ń bá tó dé ibi ojú ọ̀nà kan, tàbí ilé kan kí n tó ri oúnjẹ ra. Ìgbà mí dẹ̀ ré, ó lè jẹ́ pé gbogbo àwọn iyòókù gbé oúnjẹ wá láti ilé. Èmi ni mo lọ ra oúnjẹ. Mo kẹ́yìn jẹun. Ìgbà mí dẹ̀ ré, mo lè jẹ́ kí àwọn iyòókù jẹun ná. Kó to dí pé mo jẹun. Kò sí ìgbà tí mi ò kí ń jẹun. Àmọ́, kò ṣe pé mo máa ń mọ̀ mọ̀ kẹ́yìn jẹun. O kan jẹ́ pé ìgbà mí, ebi ò ń tètè ń pa mí kí n tó jẹun. Àwọn iyòókù lè ti jẹun láàárọ̀, èmi ọ̀sán mo máa ń sábà jẹ oúnjẹ tèmi. Ẹ̀lomiran à ti jẹun láàárọ̀, á tún jẹ lọ́sàn á jẹ lálẹ́. Èmi mi, ọ̀sán mo máa ń sábà bẹ̀rẹ̀ oúnjẹ tèmi ní jíjẹ ní ibi iṣẹ́.

Báwo ni o máa ń gbà wo àwọn ènìyàn? Uh. Élòmi, èmi jẹ́ ǹkan tó jẹ́ pé kí n tó sún mọ́ èèyàn, mo máa fẹ́ wo irú èèyàn tẹ́ni náà jẹ. Màá lè mọ ihà tí màá kọ sí. Élòmi, tó bá jẹ́ pé inú nú funfun ni, ó máa ń tètè bínu. Mo ti mọ̀ pé iru eni báyìí. Mi ò lè bá a sọ̀rọ̀ kan lọ títí tàbí kí n bá a ṣeré lọ títí. Ó lè bi nínú, tori mi o mọ̀ ọ̀rọ̀ tí n máa sọ tó máa gbodi lára rẹ̀. Élòmi dèré, ó lè jẹ́ pé ọlọ́yàyà èèyàn ni. A máa bá èèyàn rẹ́rìn, a máa bá èèyàn ṣe. Mo ti mọ̀ pé irú èèyàn báyìí, bí mo ṣe wò ó, ó jẹ́ ǹkan tó jẹ́ pé tí bá ń sọ̀rọ̀, tó bá jẹ́ pé ó gba káwọn èèyàn rẹ́rìn, a bá wọn rẹ́rìn. Tí bá ń sọ̀rọ̀, tí jẹ́ pé ó bá-- ó gba káwọn èèyàn wò mi, kó wùn pé "à, ọ̀rọ̀ gbọ́n lo mọ̀ yìí mú wá ó, wà á tó rẹ́rìn." Òun á bá wọn sọ pé ọ̀rọ̀ gbọ́n lo mú wá, a rẹ́rìn. Mo si mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn, mo lè bá a ṣeré, mo lè bá a sọ̀rọ̀. Kò sí pé ẹni tí oni inú fufu, mi ò lè bá a sọ̀re o. Ókan jẹ pé ó ní iru ọ̀rọ̀ tí mo lè máa bá a sọ. Élòmi dèré, tí n bá wò fínnífínní, mo ti pé irú èèyàn báyìí, kò sí ǹkan tó lè sọ kó lè yé. Mo sọ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn, o ló jọ̀rọ̀ tí mo lè bá a sọ. Élòmi dèré, ibi tí mo ti wò dé, mo ti mọ̀ pé léyìí, tó bá ń sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, tí ẹ bá ń fojú bá a sọ̀rọ̀, ó lè máa gbọ́. Tí ẹ bá fi imú bá a sọ̀rọ̀, ó lè máa gbọ́. Tí ẹ bá fi gbogbo ara bá a sọ̀rọ̀, ó lè máa gbọ́. Mo ti mọ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn, màá mọ̀ bí màá ṣe máa bá a ṣe. Élòmi dèré, ọ̀rọ̀ tí ẹ bá sọ fún un, kẹ́ tó jí láàárọ̀ ọjọ́ kejì, ẹ ti gbọ́ lẹ́nu ẹlo mi. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn tí mo ti wò dí, mo ti mọ̀ pé níyìí, ó ní ọ̀rọ̀ tí mo lè bá a sọ. Kodà gan, tó bá ṣe é ṣe, ki n má bá a sọ nǹkan kan gan, kí durọ́ lóri ọwọ́ ara mi, tí mo bẹ́. Élòmi dèré, kò sí ǹkan te ṣe, a máa bi nínú ni. Mo si mo pé irú èèyàn báyìí kì í rora sá fún ni.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Hmm. Mo fẹ́ràn apple, mo fẹ́ràn pineapple, mo fẹ́ràn cucumber, mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn grape, mo fẹ́ràn pawpaw mo fẹ́ràn àgbálùmọ̀, mo fẹ́ràn mangòrò, mo fẹ́ràn, hmn. Mo fẹ́ràn pear, mo fẹ́ràn, o ní èso kan tó máa ń pè ní kiwi, mo fẹ́ràn iyẹn na. Àmo ẹ̀yì tí mo fẹ́ràn jẹ jù, òun ni apple yen Wọ́n ní apple dá lára, ó dáa fún egun ara, ó dáa tí eeyan bá máa ṣe kàn, kí eeyan máa jẹ ní gbogbo ìgbà, ó dáa. Mo rantí nìgbà yẹn tára mi ò yá. Doctor ni tí ba lè máa jẹ èso tori pe o dáa lára. Nígbà kan dẹ́ re mi kì í jẹ èso, ìgbà tí mi ò lọwo ẹ̀, ibo mo ti fẹ́ rí èso rà. Èso dẹ̀ tí wọn ń sìn. Àmọ́ mo mú a, mo wáa ti ń, ìgbà tí, ẹnu igbà tí mo ti ń ṣiṣẹ́ yìí, mò ń ra èso díẹ̀díẹ̀ mò ń jẹ. Nísìn bayí apple ni mo fẹ́ràn jẹ jù, tóri pe odùn, ó lo mi lára. Àsìkò àgbálùmọ́ là dé wá yi náà. Àgbálùmọ́ náà dùn, oun náà lo mi lára. Ọsàn, ọsàn wá jẹ́ ǹkan tó jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ kó dùn ọsàn bẹ́ẹ̀. Àmọ́ mo fẹ́ràn ọsàn náà, torí pé kíni mo jẹ eeyan kan tí mo ní ọgbẹ inú. Ọsàn kò fi bẹ́ẹ̀ náà dáa fún mi láti máa mú. Àmọ́ mo fẹ́ràn ọsàn náà. Kò sí eyiti mi ò fẹ́ràn n bẹ́ẹ̀. Kò sí ǹti mi ò fẹ́ràn bẹ́ẹ̀. Àmọ́ apple dáa, apple dára kí eeyan jẹ apple dáadáa, ó dáa.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Hhm. Nígbà mí, àwọn òbí mi, wọ́n le gbé mi jáde ká lọ jẹun níta. Nígbà mí dẹ ree mo kan lè wá nilé kí n má ṣe nkankan. Nígbà mí, mo lè tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi jáde, ká jọ lọ jẹun. Nígbà mí, mo lè wà pẹ̀lú àwọn ẹbí mi. Ká jọ máa ka ara àkàrà òyìnbó, ká ya àworán, ká dẹ̀ jẹun. Nígbà mí dẹ ree, ó lè jẹ́ pé níbi apá abọ́ fífọ̀, ataṣọ fífọ̀, ibẹ̀ ni màá ti ṣ'ọjọ́ ibí, ni màá ti parí ẹ̀. Nígbà mí dẹ ree, wọ́n lè gbé mi lọ sí ìlú òyìnbó kí n lọ ṣ'ọjọ́ ìbí mi níbẹ̀. Kò sí àsìkò, kò dẹ̀ sí ǹkan tí mi ò kí n fi ṣe ọjọ́ ìbí mi. Nígbà mí dẹ ree, mo kan máa tọrọ àfóríjí l'ọdọ̀ Ọlọ́run. Mo dẹ̀ máa tọrọ, mo máa tọrọ ìdùnnú, mo máa ṣe àdúrà, mo máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo máa ṣe sàárà. Bẹ́ẹ̀ ni. Kò sí ǹkan tí mi ò kí fi ṣe àjọ, àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ní ǹ tó kọjá, àwọn òbí mi ra àkàrà òyìnbó, mo gbe lọ sí ibi iṣẹ́. Àwọn ọ̀gá mi ṣe àdúrà fún mi. Àwọn ọ̀gá mi bá mi yọ. Wọ́n tun ra nkan fún mi. Wọ́n wá pè mí pé kí n jó. Mo jó. Wọ́n ní kí n ya àwọ̀ran. Mo ya àwọ̀ran. Wọ́n ní kí n sọ̀rọ̀ díẹ̀. Mo sọ̀rọ̀ díẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn tó bá mi, tó bá mi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Gbogbo wa lá gé àkàrà òyìnbó náà, gbogbo wa là jẹ. Kódà àwọn tí wọn ò ṣe òṣìṣẹ́ gan, tan wá kí ọ̀gá wa, wọ́n tun bá wa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ọjọ́ yẹn dùn, ọjọ́ yẹn lárinrin. Hmm. Lẹ́yìn igba ta ṣetán, igba to di bí ọwọ́ irọlẹ̀, bi won tun ṣe gbé wa jáde níyẹn. Wọn gbé wa lọ sí ibi kan báyìí. Mi ò mọ orúkọ ilé ìdárayá náà, àmọ́ a ṣàlọ́ ibẹ Ibẹ̀ la ti jókòó, la ti jẹun. Wọ́n ra pepper soup fún wa. Wọ́n ra ọ̀fadà. Àwọn kan jẹ ẹwà aganyin. Àwọn kan gbé àmàlà. Èlòmi jẹ iyán, èlòmi jẹ ṣíkìn. Èmi dẹ̀ ree ó l'ounjẹ́ kan tí mo fẹ́ràn jù. Fried rice ni àti ṣíkìn. Ohun mo fẹ́ràn jù. Mo wá gbe omi ọsàn le. Bẹ́ẹ̀ ni. Ǹkan tí mo fi ṣe ọjọ́ ìbí mi niyẹn. Ìgbà tí mo dé ilé, àṣé àwọn òbí mi ti ẹ̀ ti dá àríyá lẹ̀. Àwọn èèyàn tí ń wà lé wọ́n ti ń dúró dè mí ká tun jọ́ ṣe ìnáwó mi. Ìgbà tí mo dé ilé, mo bọ aṣọ tí mo wọ̀ lọ ibi iṣẹ́, mo bọ̀, mo lọ wé. Mo wọ aṣọ mi, mo wá bọ síta. A tún bẹ̀rẹ̀ ijo. Inú mi ti kún láti oúnjẹ tá tí mo ti jẹ látàárọ̀. Mo kàn rara mu omi díẹ̀. Àkàrà òyìnbó kan tún dúró dè mí. A tún gé ìyẹn náà. Gbogbo wa tún jọ ya àwòrán. Mo ya aworan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi àtàwọn tó jẹ́ pé ẹgbẹ́ ilé wa na ń gbé. Gbogbo wa náà ló p'era wọn po tí wọ́n bá mi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ọjọ́ ìbí mi dùn, ó lárinrin.

Ṣé owó tí ò ń gba dára tó? Lákòókò owó tí mo ń gba yálà ibi iṣẹ́ ni o, lọ́wọ́ ọ̀rẹ́ ni o, lọ́wọ́ ẹbí ni o. Kò tó mi jẹun, kò tó mi ra aṣọ sọ́run tí ó bá ṣe ọlọ́run tó ń bọ àṣiri ẹda. Kódá owó yẹn gan kò tó di ìparí oṣù a ti tán. Kò ká nǹkan kan. Owó tó jẹ pé kó tó dé ilé, bùkátà ti bórí, kó tó dé ilé mo ti na tán. Owó yẹn ò ka nǹkan kan, kò dára tó. Ìbá ń wù mí tó bá jẹ́ pé owó yẹn ó pọ̀, ó pọ̀ dé ibi tí mo fẹ́. Nígbà mí de re tí bá ti gba owó báyìí níbi iṣẹ́, papà jú lò. Kí n ó tó dé ilé ó lè jẹ́ pé gbèsè kan tí mo ti jẹ́ nlẹ̀ tẹ́lẹ̀ òun ni màá fi san. Owó náà ò ka nǹkan kan. Ìgbà mí de re ó lè jẹ́ pé bó ṣe fún mi lówó náà, èèyàn kan nu ẹbí a ti tọrọ owó. Mi sà lè dẹ ẹbí mi nu, màá tún kó fún bẹ̀. Ìgbà mí de re ó lè jẹ́ pé nǹkan kan wù mí gan láti rà tàbí kó sí oúnjẹ gan lé, màá tún ná nu owó yẹn náà màá fi roúnjẹ, màá sá jẹun, mí ní párá mi. Owó yẹn ò ka nǹkan kan, kò dára rárá rárá rárá, kò tó mi í jẹ rárá rárá rárá. Ó nígbà kan tí wọ́n san owó iṣẹ́ fún wa. Kó de tó dìgbà yẹn, mo ti jẹ owó sílẹ̀ gan. Wọ́n sá san owó yẹn fún wa, ìgbà tó tún máa san náà ń kọ́. Nínú oṣù kejì lọ́tun ti san mo ni iwọ̀ olọhun bá wọ mo ṣe fẹ́ ṣe. Ìgbà tí mo gba owó yẹn, mo bá ní kí n lọ san díẹ̀ nínú gbèsè mi. Ìdá kan mo fi san gbèsè. Ìdákẹ́jì mo ní kí n ra nǹkan sílé. Ìgbà tí màá dé ọjà, a ṣe nǹkan tún ti wọ́n. Owó tí mo kó dáa ní tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó tó ran nǹkan mẹ́rin márùn mẹ́fà. Owó yẹn nísin, màá tí mo fi ra nǹkan, bo ya gan ló ka nǹkan méjì. Ṣé owó òróró ni mo fẹ́ sọ̀ní? Àbowó irẹ̀sí tó jẹ́ pé ó ti wọ́n dé bíi wípé ó ti wọ́n kọjá owó oṣù ẹlòmíì. Ọlọ́run ń bẹ́ àṣiri ẹ da o. Ọlọ́run lo ń bọ àṣiri ẹda. Owó yẹn kò kábí nǹkan kan, kò tó mi jẹ rárá, kò dára tó rárá. Owó yẹn ò ká bí nǹkan kan. Nígbà tí mo wá lọ sójà tí mo lọ ra nǹkan, tí mo rí pé owó yẹn ò ká, mo padà sílé ní o torí pé kíni? Kí ni mo fẹ́ rà? Tí bá ra nǹkan owó a tán. Mi ò ní lówó ọkọ̀ láti dé ibi iṣẹ́ lọ́jọ́ kejì. Ǹkan tí mo ṣe léleyi, mo wá dá owó, mo dà sí méjì, owó kan. Mo ra agolo kan rice, agolo kan ẹwà. Mo wá ra epo díẹ̀ àti iyọ̀ díẹ̀. Mo ra adùn ọbẹ̀ náà méjì. Ǹkan tí mo fí dáńá lọ́jọ́ yẹn nìyẹn o. Owó tó kù nínú idà kan yẹn mo fi lọ ibi iṣẹ́ lọ́jọ́ kejì. Ṣé wàá rí pé owó yẹn ò dáa, kò dé bí nǹkan kan, kò tó mi jẹ, kò tó mi mú, kò tó mi wọ aṣọ. Ìgbà mí kì í tó n ra aṣọ sọ́run, a máa lọ bo ya bí oṣù márùn mẹ́rin Kọ́lohun ṣàánú.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Hmn, bá ṣe n bíni nìyẹn o. Ó lóre wa kan tó fẹ́ ṣe ìgbéyàwó. Àwọn ọ̀rẹ́ mi wọ́n ti lọ sí ibi ta ti fẹ́ ṣe ìgbéyàwó náà. Wọ́n lọ wo bí ètò ṣe ń lọ. Èmi dúró pẹ̀lú ìyàwó. Mo ń bá múgba, mo ń bá máa wò. Mo bá ni kí n lọ bára oúnjẹ. Ìgbà tí mo dé bí tí mo fẹ́ lọ bá r'oúnjẹ, ìgbà tí màá dé bẹ̀, èrò pọ̀. Mo bá dúró, dúró, dúró, dúró, dúró. Mo dúró ó lọ bí wákàtí méjì kí n tó r'oúnjẹ ra. Ìgbà tí màá fi dé ibi tí-- padà sí ibi tí ìyàwó wà, mo ti lo wákàtí mẹ́ta lórí pe mo fẹ́ lọ ra oúnjẹ. Mo dé bẹ̀, mo gbé oúnjẹ fún, ò jẹun. Oun lọ bíi, oun lọ bíi aago kan lọ́jọ́ yẹn àwọn ọ̀rẹ́ wa dé padà láti ibi tí wọ́n ti lọ wo gbogbo b'ètò ṣe ń lọ. Ìgbà tan máa dé, báwọn náà ṣe bẹ̀rẹ̀ sí i múra ní gbogbo wa bẹ̀rẹ̀ sí i múra. Ìyàwó ti fẹ́e múra tán. O ṣe díẹ̀, ó kú díẹ̀ kó tó lọ ya àwọn ìyàwó bá rán mi pé kí lọ báa wo ọkọ̀ òun ní yàrá t'óun wà. Mo bá lọ bẹ̀. Mo lọ wo ọkọ̀. Mo ní ṣála, ṣa à lè wa o? Mo kí gbogbo wọn ń bẹ̀, wọ́n ni àlàáfíà la wọ́n wá. Mò ni kó sí wàhálà. Mo padà sọ dọ́ ìyàwó. Mo lọ jíṣẹ́ fún un pé aláfíà lọ́kọ ẹ wà o. Óun náà de ni ẹ́ ni n máa kí ẹ pé, ẹ̀ ẹ tó pàdé ara yín, gbogbo wa tún rẹ́rìn. A múra lọ. Ó wá kù wákàtí kan kó tó di pé a máa dé. A máa lọ sí ibi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó. Mo bá ni kí n rẹ jù díẹ̀ torí pé ó ti rẹ mí. Èmi náà ni ìyàwó ń ríran ṣẹ́ káàkiri. Hmn, mo bá lọ sùn. Yàrá mii ni mo lọ sùn sí o. Ibẹ̀ ni mo sùn síi tí mo fi gbàgbé ara. Bí i wákàtí mẹ́rin ni mo fi sùn. Ìgbà tí màá jí, wọ́n ti parí ètò ìgbéyàwó. Mo bá ni, àh! Irú òrun wo ni mo sùn yi? T'ẹ́ní kankan ò jí mi. Hmm, ó dùn mi o. Ó dùn elẹ́dà mi. Mo bá sáré pe ìkan n nú àwọn ọ̀rẹ́ mi. Mo béèrè pé, ibo lẹ́ wá? Wọ́n lá wọn tí ń wá mi kiri pé bo mo lọ? Pé kí ló de ti máa ṣe fi ààrin wọn lè bẹ́yen? Mo ní, "rárá, mi ò fi ààrín yín lè." Mo lọ sùn ní. Wọ́n là woń ti ń wá mi, àwọn ọmọ bí ta wọn máa wá mi sí. Pé "àh! Wọ́n ti parí ètò ìgbéyàwó o." Mo ní àh! Pé "kò dà gán self". Ọkọ àti ìyàwó, wọ́n ti wá ní ojú ọ̀nà. Wọ́n ti ń lọ sí ìyẹn yàrá tan gbà. Mo bá ń dà, kò sí wàhálà pé màá wá bá wọn ń bẹ̀. Ìgbà tí mo tún ń lọ lọ́ju ọ̀nà náà nkọ́, bí sunkere ọkọ̀ bó tún ṣe mú wa lọ́ju ọ̀nà. Motó bá takù. Mo tó bá, tó bá, kò bá gbéra. Mo ní torí ọlọ́run. Irú nǹkan wo lele yi bàyií ní? Mo bá ń, a bá ń wá gbogbo oná tí mọ́tò sá máa fi bèrè. Lórí iyẹn, mo ti lo wákàtí méjì ń bẹ̀ kó tó di pé wọ́n gbé ọkọ̀ mi i wá bá wa ń bẹ̀. Ọkọ̀ yẹn ló wá gbé mi dé bi tàwọn ọ̀rẹ́ mi wà. Mo ṣe kẹ́yìn ìpàdé wọn nìyẹn. Èmi ni mo kẹ́yìn gbogbo àwọn tó ń retí. Ó dùn mi, o dùn elẹ́dà mi.

Ṣé o máa ń ṣe ìdárayá? Hm, miì mọrú ìdárayá náà tó jẹ́ o, àmọ́ mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo lọ́yàyà. Mo máa ń bá àwọn èèyàn rẹ́rìn-ín, tí bá ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn a máa rẹ́rìn-ín. Tí bá ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn, a máa wo wípé, áàh, ìwọ ọmọ yìí, níbo ló ti rí ẹ. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn. Ó ní ìgbà kan tí mo wà láàrin àwọn ọ̀rẹ́, àtàwọn tí mo mọ̀ wọn ti àtàwọn tí mi ò mọ̀. Gbogbo wọn ṣá ǹ sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀. Mo wá ní pé, áàh, ilẹ́gbẹ̀ẹ́ gbogbo yín ẹ ti ẹ̀ bá ara yín ń sọ̀rọ̀, afọ̀rẹ́ tó ti mọ ọ̀rẹ́ tó ti ń bá ara wọn sọ̀rọ̀. Bí mo ṣe díde nìyẹn. Mò báa ń pe gbogbo wọn jọ, mo ní, "Áàh, ṣé ẹ fẹ́ràn pé kí gbogbo wa máa bá ara wa sọ̀rọ̀? Ó ṣe jẹ́ pé gbogbo yín lè ń bá ara yín ń sọ̀rọ̀." Bí mo ṣe sọ̀rọ̀ ọ̀kan nìyẹn, tí wọn ṣe bẹ̀rẹ̀ sí ń rẹ́rìn-ín yẹn, mo ní kí lè ń rẹ́rìn-ín fún un. Mo ní, "ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kí lẹ tí rí?" Bí mo ṣe ń rọra sọ̀rọ̀ díẹ̀ lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan nìyẹn, gbogbo wọn báa ń rẹ́rìn-ín. Èmi náà bá ń rẹ́rìn-ín, mo ní, "Àh." èèyàn kan báa ń ní, "Ààh, Ẹniọ̀la, o jẹ́ ǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ẹ dùn. O máa ń mú yàn rẹ́rìn-ín." moní bẹ́ẹ̀ ni o, irú èèyàn tí mo jẹ́ nìyẹn. Mo tún wá jẹ́ ǹkan tó jẹ́ pé oníṣẹ́ kan tí mo máa ń ṣe. Àwọn eléré níta gé wọn máa pè wá pé ka wá ṣeré. Tí a bá dé bẹ́ẹ̀, ọ́ ma dá bíi pé àwa la pè wọ́n jọ. A máa máa sọ̀rọ̀, a máa dá àwọn èèyàn lára yá, wọ́n máa rẹ́rìn-ín. Mo máa ń ṣe bẹ́ẹ̀ ná. Èmi òun ṣe èyànkan tó jẹ́ pé mo máa ń díra o. Rárá miò sèèyàn bẹ́ẹ̀. Mo jẹ́ ǹkan mo lọ́yàyà.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ? Èmi jékàn kan tó jẹ́ pé èmi ò fẹ́ wàhálà. Mi ò ṣe oní wàhálà, mi ò ṣòwò ní jágídíjàgan. Ẹni tó bá jẹ́ pé òun ló dènà ọkọ mi, tí ó dẹ̀ fẹ́ tọrọ dàríji, to jẹ́ pé ó fẹ́ gbé iná wò jú bí, hhn. A máa fi wèrè bá gbogbo ẹ̀ jẹ̀ ní o, torí pé kíni mi ò fẹ́ ìyàn jẹ. Kí èèyàn yàn mi jẹ mi ò fẹ́? Mi ò fẹ́ rárá, ẹlẹ́dà mi ń kọ, ara mi ń kọ. Àmọ́ eni tí o jẹ́ pé òun ló fa ìdènà ọkọ, ó dẹ̀ tọrọ dàríji pé kí n má bi inú. Irú ẹni bẹ́ẹ̀, mo lè fi ohùn tuntun bá a sọ̀rọ̀, kí n sọ fún un pé lágbájá báì báì báì làṣẹ máa parí ọ̀rọ̀ yìí. Kólúkálúkù dẹ̀ máa lọ́ n lọ ti ẹ. Ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà kan. Ẹni yìí, òun ló fa súkẹ́rẹ́ fà kẹ́rẹ ọkọ, ó dènà de ọkọ mi. Mo ní, "àh! Ṣé ẹ rí i pé ẹ fàyèlé fún mi láti kọjá ni? Ló bá ni ẹ, ṣé ojú tèmi fọ́ ni? Ṣé mi ò rí ráàn rí i pé ọkọ òun ti mẹ́nu bọ́ta kótòdí pé èmi, èmi ń wa ọkọ̀ dé wájú ọkọ̀ tó ń, ní ẹ̀gbà mi. Ọ̀nà yìí, ọ̀nà gbogbo wa ni. Báwo ni èmi tiẹ̀ ṣe fẹ́ mọ̀ pé o fẹ́ gbẹ́nu bọ́ta? Ìwọ tó jẹ́ pé ó rí ẹrọ ìbánisọ̀rọ̀ ẹ ló wà tó ń tẹ̀ lọ́wọ́, tó dẹ̀ tún ń wa ọkọ̀. Bí o ṣe gbá iná jẹ ní ẹ. Ló bá ni ẹ, èmi, èmi ò mọ ọ̀rọ̀ san, èmi ò ní wà tó dà. Témi, èmi lè mí fàá. Mo ní èmi, èmi náà bá a kọjú sí i. Mo ní, "ẹ jọ̀ọ́ sá, ẹ lè má bá mi sọ̀rọ̀ bẹ́yẹn. Ìyàwó ilé ìyàn kan ni mí. Kádẹ̀ tó òwò náà, ẹ̀yin lè fa ọ̀rọ̀ yìí. Èmi ti mẹ́nu bọ́ta kótòdí pé ẹ wa ọkọ̀ ti yín dènà ọkọ tèmi. Ló bá ni, "rárá o, èmi o lè máa bá òun sọ̀rọ̀ bẹ́yẹn o. Ọkọ̀ èèyàn kan lóhùn náà, pé ta lè mi gílẹ̀ mi já mọ́. Pe kò dẹ sí i babá nla ẹni tó lè fa ọkọ̀ òun. Kuóò lójú ọ̀nà." Mo bá ni, "àhàh! Mi ì fẹ́ wàhálà. Mi ò fẹ́ wàhálà kankan. Mo bá sọ fún ọ pé okay o dáa, mo sọ fún ọ pé ó dáa pé ẹ je á mú ọkọ̀ yí, ẹ jẹ́ kí èmi padà sẹ́yìn kí ẹyin bá lè kọjá." Ó ní, "rárá sẹ́, ohun o ní kuóò lójú ọ̀nà." Mo ní ṣé ẹ̀yin lewa ni ojú ọ̀nà ni? Bá ṣe ń fa lọ lọ́jọ́ yẹn ni yẹn o, ó ti rí mi pé obìnrin ni mí, ó wa fẹ́ yan mi jẹ. Àmọ́ èmi náà máa lu pé obìnrin ni mí lóòótọ́. Mo sá fi ohùn rẹ̀ lẹ̀, ohùn tuntun mo fi ń bá a sọ̀rọ̀. Torí pé kíni, mi ò mọ̀rú nǹkan tó ń bá bọ̀ láti ilé. Mi ò mọ̀ bóyá ó mú bọ̀n dánì, mi ò mọ̀ bóyá ó mu ọ̀bẹ́ dánì, mi ò mọ̀ bóyá ẹni tó jẹ́ pé ó ní inú fúnfún ni, mi ò mọ̀ bóyá ẹni tó jẹ́ pé ká máì tí wí, ká máì tí sọ ni, a ti mú bọ̀n jadé, a ti yíyan ọ̀tẹ́yàn. Ọjọ́ yẹn, ẹbẹ̀ ẹbẹ̀ ẹbẹ̀ ni mo fi gbé kódòdí pé ó jẹ́ kí n kọjá. Ìgbà tó máa ń kọjá iná ọkọ̀, ó tún ń sọ fún mi pé ẹ, pé Ọlọ́run ló jó ẹ́ mi, òun bá fọlọ́pa gbé èmi. Mo kàn ún wọ̀n, bá mi ò sọ̀rọ̀ kàn. Bórò yẹn ṣe lọ ní yẹ̀n, táa fi fàá ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá o, mi ò mọ̀ o. Àmo mọ ti gbọ́ pé àwọn kan mọ̀, àwọn kan dẹ́ re, o ní bọ́ ṣe máa ń wò tó máa mọ̀. Èmi ò mọ̀. Mi ò mọ̀ o. Àmọ́ ó ní n nkàn tí mo mọ̀. Mo mọ̀ pé ìràwọ̀ ń igbá mi, o máa ń yí padà. Ẹ̀lòmíìde, ẹlòmíre o le jẹ́ pé ìràwọ̀ náà ló máa ń lọ, ló máa ń lò láti ìbẹ̀rẹ̀ ọdún kẹ́yìn ọdún. Ẹ̀lòmíi dẹ́ ré ìràwọ̀ omi ló máa ń lò láti ìbẹ̀rẹ̀ ọdún títí dé ìparí ọdún. Ìkan tí ìràwọ̀ olúkalúkù bá wá jẹ́, mi ò mọ̀ ọ́. Tèmí gan mi ò mọ̀ ọ́. Ẹ̀lòmíi dẹ́ re wọ́n ti máa ń sọ fún pé ìràwọ̀ tó máa lò ní ọdún yìí, ìràwọ̀ pé o gbọdọ̀ bá yànjà ni. Ìràwọ̀ pé, ẹlòmíi dẹ́ re wá sọ fún pé ìràwọ̀ tó máa lò lọ́dún yìí, ìràwọ̀ pé, ẹ́, o kò ṣọ́ oro ẹnu ẹ. Torí àṣẹ ó wà lẹ́nu ẹ. Ẹ̀lòmíi de re wọ́n máa ń ní ìràwọ̀ tó máa lò ni pé gbogbo ǹkan a máa rí bákan fún, gbogbo ǹkan ò ní lọ dédé. Ṣé rí ọ̀rọ̀ ìràwọ̀ Èmi ò fi tára tára mọ̀ kankan nípa ẹ̀. Torí pé kí ni, mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe. Ìgbà mí dẹ́ re, ẹlòmíì wọ́n ti sọ fún mi pé à, ìràwọ̀ ina ló ń lò. Wọ́n dẹ̀ ti ní kó ń rọra máa bínú, kó ń rọra máa jà. Rárá o, ó dà pe won sọ fún mi nìgbà kan pé ìràwọ̀ ina ni mò ń lò. Onínú funfun ni mí, mo máa ń tètè bínú. Ó dà pe won sọ fún mi bẹ́ẹ̀. Àmọ́ èmi ò kọ́ bí ara sí. Torí mi o ni ìgbàgbọ́ nínu gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn. Ǹkan tó bá ṣẹlẹ̀ tí mo foju ara mi rí ni mo ni igbàgbọ́ ńú ẹ. Àmọ́ ẹlòmíì wọ́n ní ìràwọ̀ omi ló ni tó pe o tutù. Orẹ ẹnu ẹ tutù, ìwà ẹ tutù, ó bá yàn lọra mu. Ṣé mi wà ní ìwa tèmi ò bá yàn lọra mu? Torí pé mo níwà ina. Mọ́ ní ìràwọ̀ ina Àmọ́ ọ̀rọ̀ ìràwọ̀ yìí, ó dà pé àwọn èèyàn tó súnmọ́ Ọlọ́run ló máa ń sábà mọ̀. Iru ìràwọ̀ tí èèyàn ní. Beeni, irú bí àwọn aláàfá, àwọn oníwòòlí, àwọn oníṣègùn, ó dà pé àwọn ló máa ń sábà mọ̀ ẹ̀ni tó bá ní ìràwọ̀ yẹn. Mi ò mọ̀ bóyá ìràwọ̀ pọ̀ àbí méjì yẹn náà ni, iyen ìràwọ̀ ina àti ìràwọ̀ omi. Kodà, mi ò mọ̀ bóyá ìràwọ̀ omi gan wà. Àmọ́ ìràwọ̀ ina yẹn dà mi lojù. Ìràwo ina yen dẹ́ re, wọ́n ti fẹ́ lomi. Tó gbà pe won ti sọ fun emi náà pé mi ò gbọdọ̀ jà. Inú mi, kiń rọra máa bínú pé ìràwọ̀ ina ni mo ní. Gbogbo ǹkan mi líle líle ni. Gbogbo ǹkan mi bí ológun bí ológun ni nkan tó ṣẹlẹ̀ níyẹn. Àmọ́ ìràwọ̀ yìí náà, ó máa wùn mí kíń mọ̀ ọ́. Torí pé kí ni, ó dára kí ẹ̀yàn mọ̀ nipa ara e Ó dára kí ẹ̀yàn mọ ìrú ìràwọ̀ tí ẹ̀yàn ń lò láti ìbẹ̀rẹ̀ àsìkò kan títí dé ìparí àsìkò yẹn. Torí kí ẹ̀yàn ba lè máa kan ewu níwájú. Ó dà kí ẹ̀yàn mọ ìràwọ̀ ẹ. Èmi báyìí mi ò mọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ gidi. Oúnjẹ tó da fára, oúnjẹ tó ní ìwúlò lára ni mo máa ń jẹ. Irú bí i èso yẹn mo máa ń kọ tẹ́lẹ̀ inu láàárọ̀. Tí bá ti jẹ yẹn, màá ṣẹ̀lọ̀ dáná oúnjẹ tí mo máa jẹ. Oúnjẹ mi ò kí ń pọ̀. Oúnjẹ tó jẹ́ pé kò ní mú inú mi le jù, inú mi ò ní kún jù. Oúnjẹ tó jẹ́ pé ó de máa yọ mi láàárọ̀, òhun ni mo máa jẹ. Tí ó bá di ọwọ́ ọ̀sán, oúnjẹ náà, oúnjẹ tí màá rà kò ní pọ̀ tàbí tí màá sè kò ní pọ̀. Oúnjẹ alẹ́ mi kò ti í e n pọ̀. Rárá mi jẹ k'oúnjẹ alẹ́ pọ̀ jù torí nǹkan tó máa mú inú mi ga tó máa máa yà mí ga rárá mi ò ní jẹ ẹ́. Ó wá lára awon oúnjẹ kan tí mo máa ń jẹ. Mi ò fẹ́ràn kí iyọ̀ kó pọ̀ jù nínú oúnjẹ. Mi ò fẹ́ rárárara. Kí èèyàn máa wulẹ̀ kì í máa wulẹ̀ ṣe máa wú lára. Mo dẹ̀ máa ń mu omi gan-an torí pé kí ni? Omi náà dàbí oúnjẹ ni. Omi dà lára. Irú nǹkan, mi ì fẹ́ràn kí ata pọ̀ jù nínú nnkan. Tata bá ti pọ̀ jù nínú oúnjẹ, mi n sábà jẹ ẹ́. Mi ò dẹ̀ lérò pé ó dáa ná kí èèyàn máa jẹ ata jù. Ata níwọ̀nba, iyọ̀ níwọ̀nba, òróró níwọ̀nba, epo níwọ̀nba bi mo ṣe máa ń jẹ oúnjẹ mi nìyẹn. Kí ni mo tún máa ń jẹ ò tó tùn dá lára? Mo máa ń jẹ ẹ̀wà àmọ́ mi ò kí ń jẹ ẹ́ lálẹ́ torí pé kí ni? Wọ́n ní ẹ̀wà máa ń, ó máa ń lò tó wákàtí méjì kó tó ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára. Mo máa jẹ ẹ̀wà ní àárọ̀. Màá jẹ, màá dín dòdò sí i. Tí bá ti dín dòdò síbẹ̀, òun ni màá jẹ ní àárọ̀. Mo sì mọ̀ pé wákàtí tó pọ̀ ni mo ní fún oúnjẹ yẹn láti ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára. Mo máa ń jẹ iṣu náà. Iṣu mi níwọ̀nba ni. Búgan náà níwọ̀nba ni. Irẹsì mi níwọ̀nba ni. Mi ò kí ń jẹ ìrẹsì kó pọ̀ jù. Mo máa ń fi ìrẹsì mo máa ń fi n jẹ ẹ̀fọ́ nígbà mi. Ìgbà míì mo lè fi jẹ ẹ̀gúsí, ìgbà míì mo lè fi je omi ọbẹ̀ ẹran tàbí kí je omi ọbẹ̀ ẹja. Ìgbà mí dẹ̀re mo máa ń jẹ ẹja titus, òun lò dà fára. Àwọn oúnjẹ gidi mo máa ń jẹ, oúnjẹ gidi mo máa ń sè. Mi ò kí ń jẹ́ kí oúnjẹ dùn jù. Tóúnjẹ bá ti dùn jù, èèyàn ò ní lè jẹ ẹ́, èèyàn ò ní lè gbádùn oúnjẹ. Oúnjẹ tó jẹ́ pé tí bá ra, ìgbà mí tí bẹ́ẹ̀ tí bá fẹ́ se oúnjẹ, mo máa ń jẹ́ kí ẹ̀fọ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ tóri pe o dà. Ni opọ̀ ìgbà dé re mo máa ń jẹ ẹyin lójoojúmọ́. Bá ti jẹ, ìgbà míì mo lè jẹ ẹ́ láàárọ̀, kí n má jẹ lọ́san, kí n má jẹ lálẹ́. Ó jẹ́ pé ọjọ́ kejì ni màá jẹ ẹyin. Àmọ́ nínú ọ̀sẹ̀ kan mo lè jẹ ẹyin lẹ́ẹ̀mẹrin tàbí lẹ́ẹ̀màrún nínu ọ̀sẹ̀ kan. Mo máa ń jẹ ẹyin dáadáa tóri pe o dà fára. Mo máa ń jẹ àwọn ẹ̀fọ́ bí i wọ́n ń pè ní kárọ́tì, wọ́n ń pè ní tòmátò, ẹ̀fọ́ kan tó ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń jẹ. Oúnjẹ gidi ni mo máa ń jẹ. Oúnjẹ tó jẹ́ pé ó mú ara le, ó ń fún ara ní okun ata gbára, òhun mo máa ń jẹ.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀dọ̀ mi, ó gbọdọ̀ jẹ́ eyan kan tó jẹ́ pé iṣẹ́ kà lára. Ó ṣetán láti ṣiṣẹ́, kò hán ṣe pé ó kò wá ibi iṣẹ́ láti pa owó ni. Òṣìṣẹ́ mi ó gbọdọ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ tó fẹ́ wá ṣe fún mi. Òṣìṣẹ́ mi ógbọdọ̀ gbaradì fún ìgbàkígbà tí mo bá pè fún iṣẹ́. Òṣìṣẹ́ tuntun tí o fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ mi ogbọ́dọ̀ jẹ eyan kan tó jẹ́ pé ó mọ̀ ìmúra mu. Òṣìṣẹ́ mi ógbọdọ̀ mọ̀ ọ̀rọ̀ gidi sọ. Ó gbọdọ̀ ní ìwà, ìwà ìrẹ̀lẹ̀, ìwà tútù. Òṣìṣẹ́ mi yẹn tuntun ni o, ẹni tí ó ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àbí ẹni tí, tí mo ṣì ṣe gbà níbí iṣẹ́, ó gbọdọ̀ máa tètè dé. Òṣìṣẹ́ mi tó jẹ́ pé mo ṣe ṣe fẹ́ gbà síbí iṣẹ́, ó gbọdọ̀ mọ̀ bó ṣe ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni. Ó gbọdọ̀ ní ìteribá. Ó gbọdọ̀ láàmú jú kúrò, ìyẹn òṣìṣẹ́ mi. Òṣìṣẹ́ tuntun tí mo bá máa gba tàbí tí mo ṣe ṣe gbà, ó gbọdọ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ mi o. Kò gbọdọ̀ fi ṣeré o. Ó dẹ gbọdọ̀ mọ̀ pé eyan ń ṣiṣẹ́ ọ̀gá ẹyan bí iṣẹ́ èèyàn ni. Irú òṣìṣẹ́ tí mo fẹ́ ràn ni ye. Kò ṣe òṣìṣẹ́ tío jẹ pé kò sí ǹkan tí ó le sọ, kò sí aṣọ tí ó le wọ̀. Òṣìṣẹ́ tí mo gbọdọ̀ gba tó jẹ́ tuntun, èyí tí mo gba àti èyí tí mi ò tí gba, ó gbọdọ̀ jẹ òṣìṣẹ́ tí o jẹ pé ó mọ̀ ìmúra mu. Ó mọ àsìkò tí ó yẹ kó wọ aṣọ kan, ó di ẹ mọ àsìkò tí ó yẹ kó wọ̀. Irú òṣìṣẹ́ tí mo fẹ́ ni ye. Kò ṣe òṣìṣẹ́, òṣìṣẹ́ tó jẹ́ pé gbogbo ìgbà ló, tí ó bá fi a, a máa, a máa ṣí àyà lẹ̀, a máa ṣí ẹsẹ̀ lẹ̀, a tún múra jù èmi ọ̀gá ẹ lọ. Mi ò fẹ́ irú òṣìṣẹ́ bẹ́yẹn. Òṣìṣẹ́ tuntun kó gbọdọ̀ máa, kò gbọdọ̀ jalè. Òṣìṣẹ́ tuntun tí mo máa gba kò gbọdọ̀ parọ́. Òṣìṣẹ́ tuntun tí mo bá máa gba kò gbọdọ̀ máa pariwo. Òṣìṣẹ́ tuntun tí mo, tí mo gbọdọ̀ gba kò ṣe èyí tí o jẹ pé ó máa fiṣẹ́ lẹ̀, a gba ibo mi lọ alọ tojọ́ tojọ́ tojọ́ kó di pé ó padà wá bẹ̀rẹ̀ iṣẹ́. Mi ò fẹ́ irú òṣìṣẹ́ bẹ́yẹn. Òṣìṣẹ́ tó jẹ́ pé tí bá ní lágbájá, iṣẹ́ báyi ló máa gbé lọ ta. Kíákíá ni kò tí didẹ́ wá gbà lọ́wọ́ mi. Irú àwọn ǹkan tí mo ń wá nínú òṣìṣẹ́ tuntun niye, òṣìṣẹ́ tí ojẹ pé ó ṣetán fún ìgbàkígbà tí mo bá pè, ó ti wà lọ́dọ̀ mi, ó ti wà wájú mi. Irú iṣẹ́ tí mo fẹ́ ni o. Kò ṣe òṣìṣẹ́ tó jẹ́ pé èèyàn á gbátan, ohún ló amáa ma pàṣẹ lé ọ̀gá lọ́wọ́. Mi ò fẹ́ irú òṣìṣẹ́ bẹ́yẹn. Òṣìṣẹ́ yẹn náà ótu gbọdọ̀ mọ Ọlọ́run. Irú òṣìṣẹ́ tí mo fẹ́ ni ye. Mi ò fẹ́ òṣìṣẹ́ tó jẹ́ pé ó máa máa fagbó, ó máa máa ta igbó àbí ó máa, ó máa jí ọjà mi lọ tun ta. Mi ò fẹ́ irú òṣìṣẹ́ bẹ́yẹn. Mio fẹ́ òṣìṣẹ́ tó jẹ́ pé ó máa gba eyin mí lọ máa bà mí jẹ fún àwọn oníbàárà mi, mi ò fẹ́ ẹ. Òṣìṣẹ́ tó jẹ pé odára, ó ní ìwà tó dà ni mo fẹ́.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ ni o, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ìdí ni èyí, tí èèyàn bá fi owó àfikún sí owó òṣìṣẹ́ tí èèyàn ní, inú wọn máa dùn, tó bá fẹ́ kó ṣe iṣẹ́ síi, wọ́n á tún ṣe dáradára, wọ́n á ṣe dáadáa ju bó ṣe ṣe títẹ́lẹ̀ lọ. Ó dára gan. Ó máa dàbí ìrànlọ́wọ́, ó máa dàbí oore lójú wọn ni. Pàápàá jùlọ, tó bá jẹ́ pé iṣẹ́ tí mo gbé fún wọn, wọ́n ṣe é kọjá bí mo ṣe lérò, àáa, dandan ni kí n fi àfikún sí owó iṣẹ́ wọn. Ẹlomi de re ó lè jẹ́ pé tí bá ní ọ̀dà, jẹ́ kí n, jẹ́ kí n fún ẹ lówó ilé kó fi ṣe owó mọ́tò. Jẹ́ ẹ fún ẹ owó ilé kó fi ṣe owó aṣọ tó lọ fẹ́ rà. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn, inú á dùn, àyò rẹ̀ á kún. Tó bá wá ibi iṣẹ́ lọ́jọ́ kejì, àdúrà ni máa ma ṣe fún ọ̀gá àdúrà ló máa má ṣe fún mi pé a ọ̀gá ese àná, eseun jọ. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo máa fẹ́ gbọ́. Kò ṣe pé mo soore fún wọn, mo lúṣoti rárá o. Inú mi kan máa ń dùn pé èèyàn ń m'òre mo fẹ́ràn ǹkan bẹ́ẹ̀. Ó ní ìgbà kan tí a ṣe iṣẹ́ kan níbi iṣẹ́, iṣẹ́ yẹn, òbí owó wa gan. Owó yẹn dẹ́ pọ̀. Mo wá ní kí ni mo lè ṣe ó kí fi fi ẹmi mo rẹ ọ̀wọ́ àwọn òṣìṣẹ́ mi fún iṣẹ́ pàtàkì tó ṣe. Mo bá pe gbogbo wọn, pé oda. Mo máa fi iyebáyé kún owó iṣẹ́ yín. Màá fi iyebáyé kún. Tó bá tún wá di oṣù tó ń bọ̀, màá tún fi imi kún oṣù kẹta yẹn. Owó tí mo ń fún un yín níbi iṣẹ́ náà ni màá padà máa fún un yín. Inú wọn dùn, àyò wọn kún, wọ́n ṣe àdúrà. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Iṣẹ́ gan á dùn ṣe. Mo bá tún máa di oṣù kejì, iṣẹ́ tó ṣe ní oṣù kìíní ó dà jú oṣù kejì, oṣù kejì dídà jú lọ. Shey ẹ wá rí pé owó tí mo fi kún owó wọn, òun ló jẹ́ kó tún ṣe iṣẹ́ kárakára. Àfikún yẹn dàbí ò more, ò mọ iṣẹ́ tó ń ṣe, ò mọ òwúlo àwọn òṣìṣẹ́, ò pọ̀n wọ́n lé. Bí àfikún yẹn ṣeri ni yen. Àfikún yẹn dàbí pé, mo rí wọ́n bí pé ẹ ń ṣe òṣìṣẹ́ lásán, ẹyin náà ti di ẹbí. Àfikún nǹkan tó wà fún ni. Ṣé mo wa máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún? Bẹ́ẹ̀ ni o. Kódà mo tún máa ń fún wọn ju owó lọ. Tó bá di ìparí ọdún, mo máa ṣe ètò ẹ̀bùn fún wọn. Mo lè ra oúnjẹ kí wá fi owó sẹ́gbẹ̀ẹ́ kí n gbé fún wọn. Ìgbà mí de re, mo lè gbé gbogbo wọn jáde ká lọ jẹun. Kín inú wa á dùn káàyò wa tùn kún. Kò sí ǹkan tí mi ò kí ń ṣe fún àwọn òṣìṣẹ́ mi. Àmọ́ tí bá rí pé iṣẹ́ ta ṣe, owó ẹ gọ̀boyii, owó ẹ pọ̀, mo máa ń fi, mo máa ń ṣe àfikún, mo máa fowó sí owó iṣẹ́ wọn. Inú wọn dẹ̀ máa ń dùn, àyò wọn máa ń kún, ó dára gan.

Ṣé o fẹ́ràn lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni o. Àa! Ó máa ń kọ́ mi ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó máa ń jẹ́ ká mọ bí ìbẹ̀rẹ̀ nǹkan ṣe ṣẹlẹ̀ àti bí ó ṣe parí. Inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún, ó máa ń dá mi lára yá. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bí ìtàn, bí ilẹ̀ ìṣẹ̀mbáyé ó máa ń dá mi lọ́rùn, ó máa ń wú mi. Ó ní ìgbà kan tí àǹtí mi wọ́n kó wa lọ sí Ògùn, ìlú Ògùn, ilẹ̀ Ògùn. A lọ bẹ̀ ní Bágu wá lọ sí Olúmọ rock. Àpáta Olúmọ yìí ibẹ̀ l'ọ́n tí fí hàn wá pé ẹni báì ló ṣe nǹkan báì. Ibí bàí làwọn kan tí sápamọ́, ibí báì làwọn kan tí, làwọn kan tí bẹ̀rẹ̀ sí, ibí báì làwọn kan tí ṣe báì, làwọn kan tí ṣawo. Gbogbo nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ni wọ́n fi hàn wá. Inú mi dẹ̀ dùn, ayọ̀ mi dẹ̀ kún. Kódà! Ó ní ìgbà kan náà t'ọ́n gbé wa lọ sí ibi tí ọ̀pá Ọ̀rúnmìlà wà. Ah! Ó máa tóbi o, ó funfun, ó gùn. Ó dá mi lọ́rùn, inú mi dùn láti wà ń bẹ̀. Gbogbo nǹkan bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ni mo máa ń fẹ́ràn. Ṣé ẹ̀ẹ̀kàn náà mo ti lọ, mi ò dé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn. Àmọ́ ó máa wù mí láti padà lọ kí n tún rí bí wọ́n ṣé ń ṣe nǹkan ń bē. Bẹ́ẹ̀ ni, ó máa wù mí.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Pẹ̀ lohùn tutu àtọ̀hún ìrẹ̀lẹ̀ ni o. Torí pé kí ni? Àwọn ló ń bá wa ra ọjà wa. Àwọn ló ń jẹ́ kí a lè máa rọ́wọ́ mú sẹ́nu. Torí tí ó bá ṣàwọn ni, gbogbo ọjà tí mo bá rà, gbogbo ẹ ló máa bàjẹ́ tán. Mi ò dè le dá jẹ. Ẹnikeni tó bá ti fẹ́ wá ra nǹkan bẹ́ẹ̀ yẹn, ohùn tutu la máa fi sìn wọlé. Ẹ káàbọ̀, kí lẹ fẹ́ bá wa ra lenìí? A ń ta nǹkan báyìí, a ń ta nǹkan báyìí. Iye báyìí la dẹ̀ ń ta. Tó báwa jẹ́ pé nǹkan táa ń ta, òwò yín ò ka, a lè bá yín gbé wálẹ̀ díẹ̀. Kí lẹ fẹ́ bá wa rà? Tẹ́ni náà bá ti e gbọ́ bá ṣe bẹ̀rẹ̀ gan inú e a dùn. Ó máa wù kó ra gbogbo nǹkan táa ń ta. O ní ìgbà kan, èèyàn kan wá rajà. Ẹni yìí wọlé. Èmi ni mo dè dá a lóhùn. Mo ní, mummy, ẹ kásan ma. Kí lẹ fẹ́ bá wa rà? A ń ta ẹja, a ń ta turkey. Ewo lẹ fẹ́ bá wa rà nbẹ́ẹ̀. Ẹja yìí ní kìlò. Ẹja yìí, àní ní, ní pack, ní carton, ní òdìdì. Bá lẹ ṣé fẹ́ bá wa rà. Gbogbo bẹ́yen mo ṣàlàyé fún wọn. Ínú wọ́n dùn. Wọ́n ní, àh ah, àwa máa mọ oníbàárà dalóhun. Ǹjẹ́ ẹ mọ̀ pé, òdìdì ló gbé ẹja náà. Tọ gbe lọ lé. Ṣé mi ò pa owó mi? Mo pa owó. Ó dẹ̀ nígbà kan, oníbàárà kan wà. Bí mo de ṣe bá sọ̀rọ̀. Mo ní ẹ sir, ẹ kásan sir. Kí lẹ fẹ́ bá wa rà? A ń ta ẹja, a ń ta tọkí. A ní kìlò ẹja, a ní kìlò turkey. Mo dé sọ fún ní iye tí olúkalúkù jẹ́. Bí ó ṣe bínú nìyẹn. Ó ní, à, ǹkan wa ti wọ́n jù. Ó ti wọ́n jù. Mo bá ni, à, ó dáa. Èló lẹyin fẹ́ bá wa rà? Ba ti máa gbọ́ye náà, iye tí ó yẹ kí èèyàn ti e pé rárá rárá rárá ni. Mo bá ni ẹ sir. Owó yìí kòda, kò kaju iye tí mo fi ra sórí igbá. Ó ní, rárá o. Òun ò lè sọ iye yen ò. Iye tó ń ní lòun ni yẹn. Mo ní, daddy, ó dáa. Iye tí ẹ fẹ́ rà yìí, a ò ní lè ta fún yín bẹ́ẹ̀. Mo bá gbé sókè díẹ̀ si. Ó ní, rárá, pé iye yẹn ta làwon fẹ́. Iye yẹn lawon lè rà. Mo bá ni, ó dáa. Aà lè ta fún yín o. Torí pé kí ni? Iye táa fi rà gan púpọ̀ ju iye tí ẹ̀yin fẹ́ fi rà lọ. Ọba ní, rárá o. Èmi a fẹ́ yan àwọn jẹ ni. Pé iye báyìí ló ń ta. Táa bá lọ káàkakiri, ká lọ ra nbẹ́ẹ̀. Ká lọ gbọ́ye e nbẹ̀. Páwà yan àwọn èèyàn jẹ ni, à ń gbá àwọn èèyàn ni. Mo bá ni ẹ sir. Ẹ jọ nítorí Oloun. A ta ọjà tí ẹ fẹ́ rà yìí. Ẹ jọ, ẹ bá wa sun ṣíwájú. Bó ṣe di ija niyen o. Kò sí ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí ó sọ sí wa. Kò sí nǹkan tí ó sọ sí wa tán. Àmọ́, ohùn tutu, ohùn ìrẹ̀lẹ̀ táa wa ti fi bẹ̀rẹ̀ pẹ̀lú wọn, òun ló jẹ́ ká jàre nínú ọ̀rọ̀ náà. Ọ̀gbẹ́ni yìí ló padà jẹbi o. Àwọn ló padà jẹbi. Ìyẹn túmọ̀ sí pé kí ni? Ohùn tutu, ohùn ìrẹ̀lẹ̀ la máa fi ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀. Ohun la máa fi maa ń bá wọn ṣe. To fí jẹ́ pé kò sí ìgbàkúgbà tó bá fẹ́ rà nǹkan táa ń ta, ọ̀dọ̀ wa ló máa padà si.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Omi ni o. Omi ni mo fẹ́ràn jù. Ó dá, omi máa dà ó. Ó máa wúlò. Mo fẹ́ràn kí a máa mu omi. Nígbà tí mo wà ní ilé ìwé nígbà yẹn, mo lè mu omi tó ẹ̀ẹmẹ̀wà tó jù mọ́. Bẹ́ẹ̀ ni, torí pé kí ni, ó máa ń fọ ara mọ́. Gbogbo dòtí ara lè yàn máa tó dànù. Gbogbo ìṣàn ara lè yàn máa tó dànù. Omi dà lára. Ó dá, torí pé kí ni, ó máa ń jẹ oúnjẹ tí a bá jẹ, tí a bá mu omi síi. A jẹ kó dé ibi tó yẹ kó dé. A jẹ kó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe. kó dá, torí bá fọyàn kí ẹyàn mu omi síi, kí ẹyàn wáa sùn. Bẹ́ẹ̀ ni, orí fífọ́ yẹn máa lọ. Bẹ́ẹ̀ ni, tí ẹyàn bá lo òògùn, ẹyàn ò sá lè dá lóògùn, omi ni èèyàn náà á fi lo òògùn. Tí ẹyàn bá jẹun, kí oúnjẹ yẹn ba lè dé lẹ̀ dáadáa, omi ni èèyàn máa lò. Omi ni èèyàn máa mú. Mo máa ń fẹ́ràn omi o. O ní ìgbà kan, t'ara mi ò yá. Mo sá ń ṣe gbóló, gbóló, gbóló, mo bá lọ sí ilé ìwòsàn. Dọ́kítà tó wà níbẹ̀ ló bá ni, "Arábìnrin, ẹ mu omi dáadáa. Iyẹ̀wo ta, ta rí, ta ṣe lórí, lórí yin, iyẹ̀wo ta ṣe lórí yin, ó jẹ́ kí a mọ̀ pé omi ò tó lára yin. Ọ̀fun ń gbé yin àmọ́ ẹ ò mọ̀. Á dà kí ẹ máa mu omi dáadáa. Tẹ bá lè mu ike mẹ́rin, ike ìb'omi mẹ́rin láàárọ̀, kí ẹ tu mu ike ìb'omi mẹ́rin lọ́sàn-án, kí ẹ mú ike ìb'omi mẹ́rin lálẹ́, pé ẹ máa rí pé ìyàtó á wà lára ẹyin." Ṣé rí láti ìgbà yẹn báyìí, mo máa ń mu omi débi wípé ìtọ́ mi gan tún, ó tún pọ̀. Àmọ́ ara mi bá lè, ara mi bá le inú mi dùn. Mi ò, mi ò tọ́ gbẹ. Mi ò yà gbẹ. Inú ò rùn mi, orí ò fọ́ mi. Mo ń sùn oorun làáfíà. Tí bá ti jẹun, tí bá ti mu omi, oúnjẹ á dé lè, á dé ibi tó yẹ kó ṣise dé. Tí bá ti lo òògùn, tí bá ti mu omi, omi á dé ibi tó yẹ kó ṣise dé. kó dà gan. Tó bá dà wípé àyà fẹ́ máa rìn mí, màá lọ mu omi. Tó bá jẹ́ pé àyà fẹ́ máa ta mi ni, màá lọ mu omi. Mi ò fi ìyà omi jẹ ara mi o. Mo máa ń mu omi dáadáa torí pé kí ni ó dà fára. Ohun kan ló ń ṣe lára o. Omi ní ìwúlò tó pọ̀ gan. Ẹni tó bá yẹ pé kíndìnrín rẹ̀ oun dà láàmú, kó lọ mu omi dáadáa, á tún ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ni. Irú ohun mímu tí mo tún fẹ́ràn ni kí èèyàn lọ àwọn èso pọ̀. Bẹ́ẹ̀ ni, kí èèyàn lọ àwọn èso oríṣìíríṣìí. Kí èèyàn lọ bí ọ̀gẹ̀dẹ̀, kí èèyàn wá lò mọ́ ápple, kí èèyàn wá fi mílíkì sí i, mílíkì olómi ni o. Kí èèyàn wá lò, kí èèyàn gbé mu ó dà, ó dà gan lára. Tàbí irú ohun mímu wo mo tún fẹ́ràn jù o. Mo fẹ́ràn omi ọsàn. Bẹ́ẹ̀ ni, mo tún fẹ́ràn omi ọsàn. Omi ọsàn náà dà lára. Torí èso rẹ̀, ó dàa gan lára. Ó dà jú kí èèyàn máa mú nǹkan tó jẹ́ pé nǹkan tó fi pero, se ro ja ẹ́ gan, èèyàn ò mọ́. Èèyàn bẹ́ẹ̀ ni, ìyẹ́ náà dà lára. Àmọ́ omi wùlo lára, omi dà gan lára. Tára bá ń ní ọ̀tá èèyàn, tó jẹ́ pé èèyàn ò gbádùn ara, kí èèyàn mu omi, kí èèyàn wá wá ọrùn sùn. Ah! Inú èèyàn á dùn, ara èèyàn á yá. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Omi dà lára. Ó dà kí èèyàn máa mu omi. Ó dà gan lára. Irú èmi ní ìsinmi, tó bá di àárọ̀ ọ̀la báyìí, màá mu omi ike mẹ́rin. Ìyẹn omi, bẹ́ẹ̀ ni, màá mu omi ike mẹ́rin. Omi, tó bá di ọ̀sán, omi ike mẹ́rin. Tó bá tó di alẹ́, omi ike mẹ́rin. Bí mo ṣe ń mu ni, mi dẹ̀ ní.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà mí tí bá fẹ́ lọ ibi iṣẹ́ láàárọ̀, màá sáré lọ ra epo ná ní ilé epo, màá ra sọ́kọ̀ mi kí n tó máa lọ ibi iṣẹ́. Ìgbà mí ó lè jẹ́ pé epo yẹn ó ti dé ìdajì, ni màá tó lọ ra epo sínú ọkọ̀ mi. Ìgbà mí de re ó lè jẹ́ pé epo ti tán nínú ọkọ̀ mi ìgbàyẹn ni màá lọ ra epo sínú ọkọ̀ mi ìgbà mí ó lè jẹ́ pé bóyá mú fẹ́ jáde lọ rí àwọn ọ̀rẹ́ tàbí mo fẹ́ lọ s'ínàwò, màá ra epo díẹ̀ sínú ọkọ̀ mi. Ìgbà mí ni dẹ ti báa wo pé, "Á! Mo máa ń lọ ibi iṣẹ́ ní àárọ̀ ọ̀la o. Bóyá kì n ra epo sílẹ̀ lenìí, kí bá lè máa ra lọ́la." Gbayen mo lè lọ ra epo sí ọkọ̀ mi. Ìgbà mí tó jẹ́ pé ọkọ̀ mi nǹkan kan ṣe kò ṣiṣẹ́ dáadáa, bó ṣe yẹ kó ṣiṣẹ́ tí ẹni tó bá ma wa bá mi tún un ṣe tó bá ni, "À! Madam, ẹ má ra epo sí ọkọ̀ yí o." Ìgbà yẹn mo lè lọ ra epo sí ọkọ̀ mi. Kò sí ìgbà tí mi ò kí ń ra epo sọ́kọ̀ mi. Torí pé kí ni? Ǹkan tó ń jẹ́ kó ṣiṣẹ́ nìyẹn tí kò bá sí epo nínú ọkọ̀ kò ní ṣiṣẹ́. Ìgbà mí dè rè ó lè jẹ́ pé mo fẹ́ yàyàn ọkọ̀ mi pé kó lọ jáde, mo lè ra epo fún un. Kin ra epo sí ọkọ̀ mi fún kó dẹ̀ gbé jáde. Ìgbà mí bá fẹ́ rán yàn n ṣẹ, mo lè ra epo sínú ọkọ̀ mi kó bá lè fi jiṣẹ́ tí mo rán. Ìgbà mí dèéle, ìgbà mí dèérè ó lè jẹ́ pé èmi mo fẹ́ lọ jí iṣẹ́ ara mi, mo máa ra epo sí ọkọ̀ mi. Ìgbà mí tí bá fẹ́ lọ kí àwọn òbí mi, mo lè ra epo sí ọkọ̀ mi. Ìgbà mí dèérè ó lè jẹ́ pé mo ti wà lójú ọ̀nà, mo fẹ́ lọ ra àbí mo ń lọ ibi iṣẹ́, àbí mo fẹ́ lọ ra nǹkan kí ọkọ̀ kó dédé takú. Ó lè jẹ́ pé epo gan lé máa i ti lọlẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ torí pé bó ti takú yẹn, epo ni màá rò sí. Màá sáré lọ ra epo, màá ra sọ́kọ̀ mi. Kò sí ìgbà tí mi kí ń ra epo sọ́kọ̀ mi. Tó bá ṣe àti máa jẹ́ pé ó máa ṣiṣẹ́ kò de ní bàjẹ́, mo máa ra epo sí ọkọ̀ mi. Ìgbà mí dèérè ó lè jẹ́ pé ẹlòmíì kò rí ọkọ̀ mi lò, mo lè bùn bó dáa, ìwọ lò ó. Kò ṣẹ́ pé òun ló wà yá a o. Èmi ni mo rí i tí mo fún un. Mo ní "Ó dáadáa, ó dàgbà." Sáré lọ fi ṣe nǹkan tó yẹ kó ṣe. Mo de lè ra epo fún un. Kò sí ìgbà tí mi ò lè ra epo sí ọkọ̀ mi kó ń ṣe dan dán. Kó jẹ́ pé epo yẹn ti lọlẹ̀ tàbí mo di ibi tí mo ń lọ. Ìgbà mìí gan mo lè máa jáde, mo lè ra epo sí ọkọ̀ mi. Mo sì mọ̀ pé ó máa ní ìwúlò fún mi, fún bí ọjọ́ mélòó kan. Kò sí ìgbà tí mi kì í n ra epo sọ́kọ̀ mi. Ó dáa. Ní gbogbo ìgbà mo máa ń ra epo sọ́kọ̀. Mo lè ra epo lẹ́ẹ̀mẹrin nínú ọ̀sẹ̀ kan. Mo lè ra epo lẹ́ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀ kan bó owó bá ṣe wà lọ́wọ́ mi si ni. Ìgbà mí tó bá pọ̀ lọ́wọ́ mi, mo lè ra epo díẹ̀ sínú ọkọ̀. Kó jẹ́ pé ọjọ́ kẹta sí ìgbà yẹn, ni màá tún ra epo mi. Ìgbà mí dèérè ó lè jẹ́ pé owó wọ, màá ra epo sínú ọkọ̀ mi. A kún inú ẹ̀ bẹ́ẹ̀ ni. Mo de lè má gbé jáde gan. Ìgbà kúùgbà ní mo lè ra epo sọ́kọ̀ mi. Ìgbà tó bá wù mí, mo máa ń ra epo fún ọkọ̀ mi.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ṣe ìpolówó ọjà mi. Lálàkọ́kọ́ tí àwọn oníbàárà wa bá wà, mo lè bẹ̀ wọ́n kí n sọ fún wọn pé, "ẹ jọ, ẹ sì bá mi rajà ilé yìí o. Ṣé wà á rí, ẹ bá mi sọ fún àwọn ọ̀rẹ́ yín, àwọn ẹbí yín, àwọn ará yín pé kí wọ́n be mi naa rajà. Kó bá mi ra ọjà, ọjà táǹtà, ọjà tó dá ni, ọjà tó ní ìwúlò ni, owó ó dè pọ̀." Ònà kan tí mo máa ń polówó ọjà mi niyẹn. Ònà kejì ni pé mo lè gba àwọn èèyàn láti ità kí won wa bá mi ṣiṣẹ́. Ó ní ìyẹ̀ owo tí màá sọ fún, ó ní iye ìgbà tó won máa fi bá mi ṣiṣẹ́ dà. Màá sọ fún àwọn ènìyí kí ó bá mi lọ káàkiri àdúgbò kan sí àdúgbò kan, kí ó bá mi bá wọn sọ̀rọ̀ nbẹ́ẹ̀ pé nǹkan báyìí là ń tà o. Iye báyìí là ń tà, ìwúlò ẹ̀ lé lé. Àwọn ènìyí, mo lè rán aṣọ sí wọn lọ́rùn, fún wọn ní ọkọ̀ tó máa wà wọ́n káàkiri. Ìgbà mín dẹ̀ ree mo lè sọ fún wọn pé kí wón bá mi lọ sí iwájú ibi kan, kí ó dúró síbẹ̀, kí ó jó, kí ó ṣọ̀yàya, kí ó kọrin, kí ó jẹ́ kí àwọn èèyàn náà wá bá wọn kọrin. Ònà yẹn kó fi bá mi polówó ọjà mi. Kan jẹ́ kí àwọn èèyàn mọ ìwúlò ọjà mi fún wọn. Iye tó lè rà tí ó dè nípa wọn lára. Ẹlẹ́ẹ̀kẹta ni pé lórí mo lè lo Íńtánẹ́ẹ̀tì tí àwọn èèyàn ń lò ń sìn. Màá san owo fún èèyàn kan tàbí kí emi gan fún ara mi kí n gbe sí orí Íńtánẹ́ẹ̀tì kí n ṣàlàyé fún àwọn èèyàn pé nǹkan báyìí là ń tà, iye báyìí là ń tà, ọ̀nà báyìí là ń tà, ìwúlò ẹ̀ léléyi. Tẹ bá loo, tẹ bá rà, nǹkan báyìí ló máa ṣe, nǹkan báyìí ló máa ṣe. Irú ọ̀nà bẹ́ẹ̀ yẹn, ó tún máa ń jẹ́ kó tètè dé ibi tí ènìyàn ò lè ro. Ko dà gan, ó lè dé òkè òkun tí àwọn èèyàn bá rí. Irú iṣẹ́ Íńtánẹ́ẹ̀tì niyen. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn tètè rí, kí àwọn èèyàn tètè mọ̀ pé nǹkan báyìí lẹ́ẹ̀ni yín tà. Mo máa ń lò ìyẹn. Ẹlẹ́ẹ̀kẹrin ni pé mo máa ń gbe sórí tẹlifísàn. Bẹ́ẹ̀ ni, wọ́n bá mi polówó ọjà mi. Wọ́n ṣọ fún àwọn èèyàn pé nǹkan báyìí ni mò ń tà, iye báyìí ni mò ń tà, ìwúlò ẹ̀ lé léyi. Tẹ bá rà lẹ́ẹ̀yọ̀ kan, ní méjì, ní mẹ́ta, ẹ̀yin a tun padà wá. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí bá polówó e bẹ́ẹ̀ yẹn, àwọn èèyàn máa bá mi rajà, àwọn èèyàn máa bá mi rajà. Ẹlẹ́ẹ̀karùn-ún ni pé ke mi gan fún ara mi àti àwọn òṣìṣẹ́ mi ká jọ gbéra ká jáde lọ síta ká lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ká ṣàlàyé fún wọn pé àwa náà ti lo ọjà yìí rí. Àwa náà ti lò ó rí, nǹkan báyìí a ti jẹ́ rí, a ti wọ̀ rí, a ti ṣe báyìí rí, a ti ṣe gbá rí. Irú ọ̀nà bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa bá wa rajà. Irú ọ̀nà ni tí mo tun fi n polówó níyen. Ó wá ni ọ̀kan tí mo máa ń sọ fún àwọn èèyàn. Kò sí ọ̀nà tí mo fẹ́ fi polówó mi, fi polówó ọjà mi, mo máa ń jẹ́ kó mọ ìwúlò ẹ̀

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Hhm lọ́jọ́ tó ti pẹ́ ni o, o ti pẹ́ gan-an. Ayé gba tán lò bí iṣẹ́ tó jẹ́ pé àìtí ni ọkọ̀ tí wa ń gba yẹn ni. Ọkọ̀ tó jẹ́ pé ó wọ́n ju nǹkan mi lo n gba yẹn. Ìgbà yẹn la máa ń gun ọkọ̀ akẹ́rù. Kódà gan, àwọn èèyàn gan-an ṣì ń gun títí di sin, wọ́n ń gun títí di sin. Tó jẹ́ pé wọ́n máa san owó, ó ní ibi kan tó ti máa gbé wọn, ó ní ibi kan tó ti máa so wọn sílẹ̀. Nígbà yẹn ìgbàtí mo gun kẹ́yìn, mi ò lè rántí ọdún náà àmọ́ bó ṣe ṣẹlẹ̀ leleyii, ọjọ́ náà mo ń lọ sí ibi iṣẹ́ láàrọ̀ kùtùkùtù èrò inú ọkọ̀ náà, èrò fẹ́ ẹ pọ̀ ju ẹrù tó wà nú ẹ lọ. Kò dè sí ọ̀nà kankan tí mo lè gba dé ibi iṣẹ́ torí pé kí ni mo ti ń pẹ́ bí mo ṣe bá wọn gun níyẹn. Lá bá ń lọ, lá bá ń lọ, tàbí bí ọkọ̀ bọ́ ṣe takú níyẹn, mo ni à, irú kí lé lé yi. Kò sí nǹkan táà ṣe tán. Ibi tán sì takú sí, ọkọ̀ mi kò gbábẹ́. Gbogbo ọkọ̀ tó sì ń gbábẹ́, gbogbo ẹ́ ti kún kò lè gbèro. Ibi táa dẹ́ n lọ kò ṣeé feṣe rìn. Ba ṣe dúró ní yẹn. Elomi, ó nà wó ara, a dúró fún bí i wákàtí mẹ́rin. Mi i máa lè lọ ibi iṣẹ́ mọ́ lọ́jọ́ náà. Bí mo ṣe padà sílé nìyen, ìgbà yẹn, ọjọ́ yẹn ni mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Ah! Ìyá máa jẹ mí o. A ṣé ọ̀gá mi ti, ọ̀gá mi ti ń pè mí gan-an láti ibi iṣẹ́. Wọ́n ti pè mí tó ẹ̀ẹ̀mẹwàá. Pé sẹ́ mi nì wá ibi iṣẹ́ ni. Kí ni mò ń ṣe nílé? Kódà pé iṣẹ́ ò ka mi lára. Kò sí àlàyé tí mi ò ṣe lọ́jọ́ náà. Ọ̀gá mi ò gbọ́ o. Kò sọ̀rọ̀ tí wọ́n o sọ. Wọ́n lé mi ò fẹ́ ṣiṣẹ́ ni. Pé mo ti ni i ní iṣẹ́ níbò mi, mo ti wá iṣẹ́ níbò mi, po ti dáa. Páwọn máa sọ fún ọ̀gá pátápátá pé mi ò wá ibi iṣẹ́. Mo gbìyànjú láti ṣàlàyé fún wọn pé ọ̀gá, èmi náà kọ̀, ọkọ̀ tí mo gùn ní ohun lo takú lójú ọ̀nà. Kò dè sí nǹkan táà ti ṣe sí. Wọn báa ní rárá o pé èmi, èmi parọ́ ni. Mo ń díbọ́ ni. Tiṣẹ́ bá ti sú mi kí n sọ̀rọ̀. Kí n maá ní àwọn lára, mo ní à, ní yin lára bíi ti bo. Ní yin lára. Èmi náà kọ̀. Èmi náà kọ̀. Kò sí nǹkan tóga mi, ọ̀ bá mi fà tán. Ọ̀gá mi wọ́n padà lé mi ni iṣẹ́ ni o. Wọ́n ní mi ò mú iṣẹ́ mi lokunkundùn. Tí ò dé n sebee ọkọ̀ tí mo gùn ló koba mi hhm ọdún tí mo ń sọ yìí, ìgbà kí ìgbà tí bá ti rí ọkọ̀ yẹn báyìí, mo kan maà rán tí pé à, ọkọ̀ yìí dà mi láàmú. Mọ̀ kí n mo fẹ́ bọ́lọ́un fa. Mi ò wá lè rántí ọdún náà. Kódà mi ò rántí oṣù náà. Àmọ́ bọ́ro yẹn kan ṣeé ṣelé ni mo rántí. Láti ìgbà yẹn báyìí, mo ti ní èmi, mi ò tún gun ọkọ̀ akẹ́rù mọ̀. Bẹ́ẹ̀ ni. Torí ọkọ̀ tó jẹ́ pé ó lè léeyàn bi iṣẹ́ ni.

Ṣe o jẹ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Rárá o, mi ò n ṣeèyàn bẹ o. Àmọ́ nígbà mìí tí mi ò bá tètè rorùn sùn, bẹ́ẹ̀ tí mi ò bá sùn dáadáa, mo máa ń jí ní kùtùkùtù àárọ̀. Ìgbà míì, to jẹ́ pe mo ti ń sùn, ba ti n bá dìde lọ̀ to tí ó máa sùn padà, orùn a ti dá lójú mi. Ìgbà míì dè re, o le jẹ́ pé ẹro ibanisọ̀rọ̀ mi ló dùn pé eeyàn pè mi, oun ló máa jí mi. Ìgbà míì dè re, ibi iṣẹ́ mi tó bá fa pé kí n tètè jí láàárọ̀ ní kùtùkùtù, bẹ́ẹ̀ ni. Kò sígbà to je pé paapaa, tó bá jẹ́ pé ara mi ò yá, ni mo máa ń sábà jí ní àárọ̀ kùtùkùtù. Pá, mi ò sì gbádùn ẹ̀ torí pé kíni, àti sùn padà máa ń le, àti sùn padà máa ń le teeyan bá ti jí láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ yẹn. Ìgbà míì dè re, o le jẹ́ pé gbogbo nǹkan tí mo gbé sọ́kàn, ero okan o ti pọ̀ jù. Ero okan mi ti pọ̀ jù, tó bá jẹ́ pé ìyen a máa dín orùn mii ni lé sùn dáadáa. Ìgbà mií tó bá de je pé mo tètè sùn lálẹ́, mo màá tètè jí láàárọ̀ kùtùkùtù. Ìgbà míì dè re, mo màá n tètè jí láàárọ̀ kùtùkùtù láti kírun, mo gbudo dupẹ́ lódo Olohun. Kò sí nǹkan tí mo lè ṣe nípa orùn, ko se, kò sí ẹni tó lè, tó lè tọpinpin orùn, kò sẹni tó lè máa ṣọ̀ orùn bẹ́ẹ̀ ìgbà tó bá wá náà ni. Àmọ́ ó máa ń le, ó máa ń le láti wa orùn sùn bẹ́ẹ̀ ni. Ó nìgbà kan tara mi ò yá, ò rẹ̀ mi gan-an nígbà yẹn. Igba ti mo lo àwọn òògùn, ara mi balẹ̀. Àmọ́ àti sùn le, ti n bá dijù báyìí. Ka tó wo wákàtí kan sí méjì, mo tun ti lájú padà. Ti n bá tun dijù báyìí. Ka tó wọ wákàtí kan sí méjì, mo ti tẹ̀ lájú padà. Òrùn yẹn ò wá déédé. Ba ní kíni mo lè ṣe o, mo bá lo ògùn orun ní àárọ̀ ọjọ́ kejì, mo logun orun. Mo bá sùn, mo sùn bí, mo sùn débi wípé mi ò jẹun gán. Mo sùn, sùn, sss sùn, sùn, sùn, sùn, sùn, mo sùn títí di ìrọ̀lẹ́. Igbá ti mo jí, ebi ló jí mi, mo jounje alẹ́. Ó wá di kí n sùn padà, mii bá rorùn sùn. Hmm, mo bá tun lo ògùn orun. Aṣé ògùn orun temi rò boya ó máa jẹ́ kí n sùn dáadáa. Hmm, ìgbá ti mo lo o, ìgbá tó máa tó bii wákàtí kan sí méjì, mo sùn. Mo se bára mi ní bii ọwọ́ ago márùn-ún àárọ̀. Mo ní hà há. Àmọ́ mo logùn orun now. Báwo ni mo ti ṣe logùn? Báwo ni mo tun ṣe tètè jí ní àárọ̀ kùtùkùtù yìí? Aṣé ara mi ò bá ògùn yẹn mu ni. Hmm. Mi ò n ṣeeyàn kan tó jẹ́ pé mo máa ń jí ní kùtùkùtù. Ìgbà mìí, tara mi bá le ni ó máa ń fà bẹe. Ìgbà mìí dè re, àsìkò tí ọlọ́hun ti ní mo máa lájú sí, oun ni mo lájú yẹn, mi ò ṣe eeyàn oní kùtùkùtù rára rára.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ méjèèjì ni mo máa ń lo. Bẹ́ẹ̀ni. Iyẹn ni pé nǹkan tó naa máa, nǹkan tí èèyàn máa fi lọ owó sí, tí èèyàn ní fi lọ owó tun, Ọlọ́run máa jẹ́ kí èèyàn arí. Ǹnkan tí èèyàn máa fi lọ owó sí, tí èèyàn ní lọ owó otun, Ọlọ́run máa jẹ́ kí èèyàn rí. Àwọn bàbá wa máa ń wòwe kan, tàbí se òwo ni mo fẹ́ pè é ni o, àbí bí ọ̀rọ̀ ìmọ̀ràn ni ọ́ n máa ń gbà wá ní ìmọ̀ràn kan. Tọ́ n bá ti gbà wá ní ìmọ̀ràn yẹn, wọ́n wá ní, "Fi sọ́wọ́ osí ẹ, kó ba lè má fi jẹun." Ìyẹn tún mọ̀ sí pé kí ni? Ọ̀rọ̀ táwọn bá ẹ sọ, kó ba lè máa gbàgbé, kó ba lè dímú, kó ba lè dúró tì ẹ́, oun ló fi máa ń ní, "Fi sọ́wọ́ osí i." Ọ̀rọ̀ oṣe é fi sọ́wọ́, àmọ́ wọn kò fi sọ̀rọ̀ ni. Ọwọ́ méyèèjì lówú lò. Ọwọ́ ọ̀tún, òun la fi ń jẹun, òun ni a fi ń gbo omi mu, òun ni a máa ń sábà lo jù. Ọwọ́ òsì, òun náà wúlò tí ẹ. Ọwọ́ òsì, bí ka fi bo mi sára, bí ka fi gbé nǹkan pẹ̀lú ọwọ́ ọ̀tún. Bẹ́ẹ̀ ni. Ọwọ́ òsì dẹ́ rè oun la máa ń sábà fi tàbá. Bẹ́ẹ̀ ni. Ọwọ́ òsì. Bẹ́ẹ̀ ni mò sọ. Ọwọ́ ọ̀tún oun ni a máa ń fi sábà tàbá. Ọwọ́ méjèèjì lówú lò. Bẹ́ẹ̀ ni. Torí tí èèyàn bá ń lo ọwọ́ kan, tí òlo ikejì mọ́, báwo ni èèyàn ṣe fẹ́ gbé ilé ayé? Báwo ni èèyàn ṣe fẹ́ ṣiṣẹ́? Ṣé wá rí ọwọ́ ọ̀tún yẹn? Ó yára lílo. Pàápàá èmí, òun ni mo máa fi kọṣẹ́, òun ni mo máa fi ń jẹun. Bẹ́ẹ̀ ni. Ọwọ́ ọ̀tún ni òun ni mo máa fi ń jẹun. Tí n bá fẹ́ nọ́ka sí eeyan, òun ni màá fi nọ́ka. Tí bá fẹ́ gbá ǹnkan lọ́wọ́ àgbàlagbà, òun ni màá fi gbà lọ́wọ́ àgbàlagbà. Torí pé kí ni? Ọwọ́ òsì, ó dàbí è n pé èèyàn ń rí àgbà fi. Bó ṣe rí níyẹn. Ta àwọn àgbàlagbà bá fẹ́ fún wa ní ǹnkan, ọwọ́ ọ̀tún la a máa na síta la máa fi gba. Bẹ́ẹ̀ ni. Kódà kó je ọmọdé gan, ọwọ́ ọ̀tún la máa fi gba nǹkan tàbí ka fún un. Emi wa jẹ́ eeyan kan tó jẹ́ pé ó ní ìgbà kan tí mo ṣèṣe ní ọwọ́ ọ̀tún, mi ò lè fi ṣe iran kan. Á! Mo ní ìwọ̀lọ́hun, báwo mo ṣe fẹ́ ṣe báyìí? N bàá ní ọ́ dà? Mo bá mú ọwọ́ òsì mi, òun mo fi ń wẹ̀, òun mo fi ń jẹun, òun mo fi ń tàbà, òun mo fi ń nu ara, òun mo fi ń wú ara. Torí pé kí ni? Ọwọ́ ọ̀tún yẹn kò ṣe é lò rárárara. Mo ti ṣèṣe. Ìbẹ̀ mo ti mọ̀ pé ọwọ́ méyèèjì wúlò dáadáa. Ọwọ́ méyèèjì kò dára gan. Kò le dáa ká pàdánù méjèèjì. Ọ̀lohun ọ̀ ń jẹ́ ká pàdánù mejeeji Méyèèjì náà ló wúlò. Ọwọ́ ọ̀tún yẹn, ẹlòmíì, òun ni ẹlòmíì fi ń kọ̀wé. Ọwọ́ òsì, òun ni ẹlòmíì fi ń kọ̀wé. Kódà gan self. Tí èèyàn bá fi ọwọ́ òsì kọ̀wé, ó tún máa ń rẹwà ju kí èèyàn fi ọwọ́ ọ̀tún kọ̀wé lọ. Mo láwọn orẹ̀, tó jẹ́ pé ọwọ́ òsì ló fi ń kọ̀wé. Ta àwọn ọ̀rẹ́ mi bá kọ̀wé, ọ́ máa ń dá mi lára ya. Ngbà mìí gan o máa ń wù mí pé ọwọ́ òsì ni mo máa n fi ń kọ ìwé. Àmọ́ ọwọ́ ọ̀tún mi náà ò dáa.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Àṣìkò tó bá wù mí ni mo máa ń gẹ irun mi o. Iyẹn tẹ́lẹ̀, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo bá rí pé irun mi ti ga díẹ̀. O lè lọ bí oṣù mẹ́fà, oṣù mẹ́jọ lórí mi kí n tó gẹ. Irun náà á máa yún mi, á máa fọ́ mi lórí, ó máa dà mí láàmú kí n tó gẹ. Nígbà mìí gan, tí n bà tí parí wo, òrí fífọ́, mi tì lè gẹ irun mi o. Mo wá rí pé irun yìí ń dà mí láàmú kí n fi ìṣirò si. Ní ọdún tó lọ, mo bá bẹ̀rẹ̀ ní oṣù àkọ́kọ́, mo kà á ní oṣù kejì, oṣù kẹ́ta. Oṣù kẹta mo rí pé irun mi ti ga díẹ̀ ni mo ṣe lọ gẹ ẹ́ níyẹn. Mo wá fi ṣírò pé oṣù kẹta, kẹta màá máa gẹ irun mi. Iyẹn ni pé ẹ̀mẹ́rin lọ́dún màá gẹ irun mi. Mo ṣe é ní ọdún tó kọjá. Mo dẹ̀ rí pé ó dára, ó mọ̀, ó dùn mọ́ mi nínú, kò dà mí láàmú. Ó kan jẹ́ pé owó tí mo fi ń gẹ, owó ẹ̀ ló máa pọ̀ torí pé kíni, tí bá ní kí n lo oṣù mẹ́fà, mẹ́fà, iyẹn lé méjì lọ́dún fi gẹ irun, owó mi lè máa pọ̀. Àmọ́ ní ìsìn, tí bá máa gẹ irun lẹ́ẹ̀mẹta lọ́dún, owó mi máa gbó bọ ẹni, àmọ́ kíni mo fẹ́ ṣe? Ìgbà mí dẹ̀ rí, mo máa wo ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí n máa gẹ irun mi torí pé kíni mi bẹrẹ irun gígẹ̀ tẹ́lẹ̀, mo máa ń di ni bẹ̀ ẹ́n torí máa rẹwà ní dídì. Àmọ́ àwọn eeyan oda yàtọ̀ mọ́ láàárín ọkùnrin àti obìnrin. Lára mi, mo bá ni kí n máa gẹ. Ìgbà tí mo ń kọ́ bẹ̀rẹ̀ sí ní gẹ tẹ́lẹ̀, ó lè jẹ́ pé ẹ̀kan lọ́sẹ̀, màá gẹ. Ẹ́mẹ́rin lóṣù kan o ni mo máa gẹ. Ìgbà tí mo rí pé owó tí mò ń ná ti pọ̀ jù, oun mo fi bẹ̀rẹ̀ sí ní gẹ ní oṣù mẹ́fà, mẹ́fà. Oṣù mẹ́fà, mẹ́fà yẹn dẹ̀ rí ko n se pé mo mọ̀ mọ̀ ibí iṣẹ́ ló fà ó. Ti bá lọ ibiṣẹ́ kí n tó ráyè rojú ara mi, mo máa ń pẹ́ díẹ̀. Òun ló fà á tó fi jẹ́ kó jẹ́ pé oṣù mẹ́fà, mẹ́fà ni mo máa ń gẹ irun. Ìgbà tó di ọdún tó lọ náà ni mo rí pé àáà, ìyà ni mo fi ń jẹ'ra mi yìí kí n lọ gẹ irun yìí kí n fi ìṣirò si. Mo fi jẹ́ pé ọ-- oṣù mẹ́ta, mẹ́ta ni mo máa ń gẹ irun mi. Iyẹn jẹ́ ẹ̀mẹ́rin ní ọdún tí mo máa ń gẹ irun. Ìgbà mí dẹ̀ rí, mo lè lọ gẹ irun mi bóyá ní oṣù kejì koṣú kẹta tó pé. Iyẹn tí bá rí b'elomii ṣe gẹ irun tíẹ̀ tó rẹwà, tó bá dà mi lọ́run, tó bá wù mí, mo lè ní kí olùgẹrí mi kó bá mi gẹ bẹ́ẹ̀. Ìgbà mí dẹ̀ rí, mo lè kọ́kọ́ fọ̀ náà kí n tó gẹ. Àmọ́ ìṣirò tí mo fi sí nisìn kò lè jẹ́ kí irun mi dà, ó ṣe wò mo máa dán lóju. Kódà kò ní wù mí gẹ àmọ́ mo gbọdọ̀ gẹ. Nísìbàísìn nínú ọdún ta bọ́ sí yìí báyìí, oṣù mẹ́ta, mẹ́ta ni màá fi máa gẹ irun mi. Iyẹn ni ẹ̀mẹ́rin lọ́dún.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni o, mo máa ń sáré. Kódà mo mọ eré sá dáadáa. Mo rántí ìgbà yẹn, ìgbà tí a yẹ ṣe kó dé àdúgbò wa tí à ń gbé n sìn. Wọ́n máa ń lá àwọn ọmọ kan tó máa ń bá ara wọn ṣeré. Ẹ̀mi n bá dára pọ̀ mọ́ wọn, a máa bá ara wa ṣeré. Bí ẹyan kan ṣe jáde láàrin wa ni yen lọ bá re. Ẹni tí ó bá le ṣáájú mi dé ibi òponá yẹn, òun ni o gbé gbá orókè. Bí emi náà ṣe dára pọ̀ mọ́ wọn ni ẹ́. Mo banií "à, ẹ̀mí náà le sáré." wọ́n bá ní "à, oda o." A tó bí mẹ́rin, èmi ni mo gbé gbá orókè. Èmi mo ṣáájú ẹni náà dé òponá, òun tún ṣáájú ẹ ni ó ti padà. Mo mọ́ pàtẹ́ fún, pàtẹ́wọ́ fún mi ni wọ́n dùn ún. Bí mo ṣe lọ sí ilé-ìwé ni yẹ́n ní ọ̀sẹ̀ kejì tó ń bọ̀. Wọ́n bá ni "àwọn nílò ọmọ mẹ́wàá tó lè sáré, tó lè ṣe aṣojú fún ilé-ìwé wọn." Mo báa ní "à, pé èmi mọ eré sá kan mu mi." Wọn ò fẹ́ mú mi tẹ́lẹ̀ o, tó rí pé wọ́n ti rí mi lóbìnrin. Wọ́n ní "lóbìnrin ni yẹn eré mélòó ló lè sá?" Bí mò ṣe dákẹ́ niyen. Olùkọ́ mi kan wá dìde ó ní "rárá o, yálà ọmọbìnrin tàbí ọkùnrin, ẹ má fojú ju di ẹni kankan nu won. Ẹni tó bá ló òun mọ̀ eré sá, ẹyẹ wo ló tọ bóyá ó mọ eré sá àbí kò mọ eré sá?" bẹ náà ṣe mọ́ mi ni yẹ́n. Inú mi dùn, ayọ̀ mi kún. Ìgbà tó di ọjọ́ eré náà, hmmm, lọ bá ni "ẹni tó bá gbé gbá orókè, ẹ̀bùn báyi lọ máa fún un. Ẹni tó bá ṣe kejì, ẹ̀bùn báyi lọ máa fún un. Ẹni tó bá ṣe kẹta, ẹ̀bùn báyi lọ máa fún un." Inú mi dùn ún, mowa sọ fún olohun. Mo ní "à, ìwọ olohun oba jẹ n gbé gbá orókè." Tí bá ṣe ní àkọ́kọ́, inú mi máa dùn ún. Bí a ṣe bẹ̀rẹ̀ eré nìyen, "là bá ń sáré, là bá ń sáré, là bá ń sáré, là bá ń sáré." Hmm. Ka tó wí ka tó sọ, bí mo ṣe gbé gbá orókè nìyen o, èmi mi mo ṣe ní àkọ́kọ́. Gbogbo wọ́n bá pa tẹ́wọ́ fún mi. Wọ́n ni "à, ọmọ yìí, ó ti mú ìyi wa bà wá ní ilé-ìwé wa." Ìgbà tí mo dé ilé-ìwé mi lọ́jọ́ kejì, wọ́n tún patẹ́wọ́ fún mi. Àwọn ọ̀rẹ́ mi inú wọn dùn ún, wọ́n dì momi. Wọ́n ni "à, ọ̀rẹ́ ẹ wa, èmi náà bá rẹ́rìn-ín." Inú mi dùn ún. Nígbà tí mo wọ́ ilé-ìwé gíga, mo tún bá wọn sa eré náà. Èmi náà wọ́n ti gbé gbá orókè. Ó wá di ǹkan tí mo fẹ́ràn. Ní ìsìn báyìí ti bá jí láàárọ̀, bí i ago mẹ́fà àárọ̀ kùtùkùtù, màá wọ aṣọ sáré mi, màá wọ bàtà ìsáré mi, ẹ̀mí náà á sáré káàkiri. Màá bá ẹlòmíi, màá ṣe bà lójú ọ̀nà àti màá sáré tì. Ẹlòmíi jẹ́ ó lè jẹ̀ pé tí bá bọ́ta kúrò nílé mi, lòun náà máa bọ́ta kúrò nílé ẹ àjọ̀ máa sá eré. Ǹkan beyen náà ni èmi náà tún fi ń tọ́jú ara. Ara mi a lè jí pépé. Tó bá ti di bí ọwọ́ ago mẹ́jọ, bá ti múra, màá ti ṣetán, màá dégun lọ bí iṣẹ́ mi lọ. Bẹ́ẹ̀ni, mo máa ń sáré dáadáa.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? À, hhn. Ka tètè sọ pé oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Ṣe rí àkàrà gangan fún aré, mo máa fẹ́ràn àkàrà o. Mo lè jẹ lásán gan-an kí n mu omi síi. Mo nífẹ̀ẹ́ àkàrà. Oúnjẹ àkàrà wo mo máa fẹ́ràn jù? Hmm. Mo fẹ́ràn kí n jẹ àkàrà pẹ̀lú ògì. Bẹ́ẹ̀ ni. Pé ògì yẹn, kọ́n máa ń kàn pòó kó máa kí ju ó, kó dẹ̀ máa ṣàn jù. Kán wá bámi fi mílìkì alágolo síi, ó lómi. K'ọ́n bá mi fi ṣúgà síi. Àh. Kódà mo lè fi àkàrà yẹn, mo lè fi mú kí ike ògì kan tán. Mo máa fẹ́ràn àkàrà o. Mo tún fẹ́ràn kí n fi àkàrà jẹ ẹ̀kọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀kọ. Mo lè fi àkàrà jẹ ẹ̀kọ, ó dùn. Ó dùn dáadáa. Iyẹn ò nídi iyọ̀, kò nídi epo, kò nídi mílìkì, kò nídi ṣúgà, kò nídi adùn kankan, kò nídi oyin. Kí tí fi àkàrà jẹ ẹ̀kọ, ó dùn dáadáa. Mo tún fẹ́ràn kí n fi àkàrà jẹ búrẹ́dì, búgàn. Bẹ́ẹ̀ ni. Àh. Kí n wá la búgàn yìí kí n là sí méjì. Kí n wá kó àkàrà bí mẹ́ta bí mẹ́rin, kí n kó sáarín ẹ̀. Kí n wá tẹ́ mọ́ra wọn, kí n wá máa jẹ. Àh, ó máa dùn o. Ó máa dùn. Kí n wá mu omi síi, tàbí kí n mú omi ọsàn tó tutù kí n mú síi. Hmm. Mo tún fẹ́ràn àkàrà àti gàrí. Àh! Ṣé wá rí gàrí yì kò n ṣé ní lásán o? Ẹ má bá mi fi àgbọn síi, tàbí kí ẹ bá mi fi ẹ̀pà síi. Ẹ máa lo mílìkì alágolo. Ẹ máa fi ṣúgà síi. Àh, kí ẹ wá bu omi tutù síi, kí ẹ fi jẹ àkàrà náà. Ó máa dùn. Ó máa dùn. Tàbí kí ẹ fi àkàrà mu kókó. Àh! Ṣé ẹ rí àkàrà àti kókó yìí? Hmm hmm. Kí ẹ tẹ̀tẹ̀ sí i, kí ẹ wá mú láàárọ̀ kùtùkùtù. Tẹ bá jì tẹ́ fọyin tẹ wẹ̀. Kí ẹ wá po ògì. Kí ẹ̀ po kókó yẹn kó dàa Kó ta fẹ́rẹ́fẹ́ díẹ̀. Kí ẹ wá dín àkàrà tó dà síi. Àh, ó máa dùn. Kò sí ǹkan kan tí mi ò lè fi àkàrà jẹ. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún yin. Hmm hmm. Àkàrà tó jẹ́ pé mo lè fi omi ọsàn kí fi jẹ àkàrà, tàbí kí n jẹ lásán. Àkàrà dùn. Kò sí oúnjẹ tí ènìyàn lè fi jẹ tí ò níí dùn. Kódà gan mo tí fi àkàrà jẹ iṣu rí. Bẹ́ẹ̀ ni, àkàrà, iṣu dídìń àti ata. Bẹ́ẹ̀ ni mo ti jẹ rí. Ó dùn dáadáa. Bẹ́ẹ̀ ni. Kódà ó jẹwò wọn, óuńjẹ ǹkan tí mo jẹ lọ́jọ́ kan. Ṣé ẹ kó dùn? Kódà mo fẹ́ lè gé ká mi jẹ. Mo jẹ àkàrà, mo wá mú ẹwà agọin. Mo fi dòdò si, mo wá fi búgàn le. Àh! Ṣé ẹ rí? Oúnjẹ àárọ̀ mo jẹ lọ́jọ́ yẹn, oúnjẹ alẹ́ ni mo tó jẹ.